Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Kékèré ni mo wà ní ìgbà tí mo ní àǹfààní láti kọ́ bí a ti ń gun kẹ̀kẹ́. Ó ní ọ̀rẹ́ mi kan tí bàbá rẹ̀ tí wọ́n ra kẹ̀kẹ́ fún un ní àsìkò náà. Níwọ́n, ìgbà tí mo bá ṣeré le lọ sí ọ̀dọ̀ rẹ̀, òun ti kọ́ bí a ti ń gun kẹ̀kẹ́ tẹ́lẹ̀, òun ni ó máa wá ṣe àlàyé fún mi. Ó tilẹ̀ jẹ́ ohun tí ó jẹ́ ìpèníjà fún mi torí ó gbá mi ní àsìkò díẹ̀ kí n tó mọ̀. Ṣùgbọ́n èmi àti àbúrò mi ni à ran'ra wa lọwo pẹ̀lú ìranlọ́wọ́ ẹni tí ó ni kẹ̀kẹ́. A bẹ̀rẹ̀ sí ní mọ̀ gún díẹ̀díẹ̀. Ìgbà tó wà yá tí a ò ní àǹfààní sí kẹ̀kẹ́ ọmọdé òun náà ni a bẹ̀rẹ̀ sí ní san owó bí i náírà márùn-ún láti fi kọ́ kẹ̀kẹ́ gùn díẹ̀ ní ìmo ṣe mọ kẹ̀kẹ́ gùn dáadáa. Nínú ohun tí ó ń gbé èèyàn rìnrìn àjò, mo lè sọ wípé kẹ̀kẹ́ ni ohun àkọ́kọ́ tí mo kọ́kọ́ kọ́ tí mo sì mọ̀ gùn. Ó gbá mi ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fi ara pa tí mo sì máa ṣubú tí màá tú dédé. Kòn ṣe ohun tó rọrùn láti gun torí kò sí ohun tó lè dábó bo'yàn bí èèyàn bá ṣubú. Yálà bí ohun kan tí èèyàn lè farapa tí ó máa dáábò bo'yàn kò sí rárá. Tí èèyàn bá ti ṣubú, dandan ni kó fara pa, ẹ̀ṣeun.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Àí tí ó bá jẹ́ oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí mo lè má fẹ́ràn láti pín jẹ o, ṣùgbọ́n mo máa ń pín nǹkan mi fún àwọn ènìyàn. Tí oúnjẹ náà o bá tó mi, ó lè nira fún mi láti pín fún ènìyàn kan wípé kí a jẹun jẹ. Níwọ̀n ìgbà tí ó jẹ́ pé oúnjẹ náà ó tó èmi nìkan jẹ, báwo ni mò tún ṣe fẹ́ pín fún àwọn ènìyàn pé kí á di jo jẹ? Ṣùgbọ́n tí ó bá jẹ́ oúnjẹ tí ó tó mi kó dà láì béere, mo lè sọ wípé ó kí ka pé bí méjì àbí mẹ́ta kí á jẹ oúnjẹ náà torí Yorùbá bọ wọ́n ní àjọjẹ ọ dùn. Bẹ́ẹ̀ nìkan ò bá ní kí gbogbo wa ṣe kì í ní kí á sì jo jẹ ni. Mo máa ń pín oúnjẹ dáadáa, mo máa ń pín oúnjẹ jẹ fún àwọn ènìyàn. Kó dà bí mo bá jẹ oúnjẹ kú, àwọn ọmọ mi a fẹ́ràn láti bá mi jẹ oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé ó dìgbà tí mo bá ti fẹ́ jẹun lọ, àwọn ọmọ mi a tó jẹun torí wọ́n máa ń retí wípé àjọ máa ti wọ́ bọ̀. Torí náà mo máa ń pín oúnjẹ jẹ dáadáa. Ṣùgbọ́n ní ìta lọ́pọ̀ ìgbà tí a bá lọ jẹun ní ilé olóúnjẹ, oníkálukú le ra tí ẹ sí abọ́ kí a sì máa pín oúnjẹ jẹ. Bẹ́ẹ̀ yẹn ló ṣe ní ọ̀dọ̀ tìtẹ̀ mi, ṣùgbọ́n bí oúnjẹ bá wà mo máa pín fún ènìyàn láti jẹun jẹ.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Ta bá sọ̀ro nípa oríṣiríṣi àwọ̀ lọ́wọ́, ṣùgbọ́n àwọ̀ tí èmi fẹ́ràn jù, ohun náà ni àwọ̀ funfun. Àwọ̀ funfun àti àwọ̀ aláró, òhun ni mo fẹ́ràn jù. Ó ní àwọn àwọ̀ kan tí a kà sí àwọ̀ tí kò dára láti máa wọ̀, bí i àwọn àwọ̀ Pupa, àwọn àwọ̀ dúdú. Ṣùgbọ́n bí a ṣe kà sí pé kò dára èmi, a máa wọ̀ wọ́n o. Mo ní aṣọ dúdú fún bí àpẹrẹ tí mo sì máa ń wọ̀ ní ìgbà dáadáa. Ṣùgbọ́n wipe àwọ̀ ni mo máa ń sábà wà ní ọrùn mi tí mo sì fẹ́ràn jù. Yálà nínú aṣọ ni, yálà nínú bàtà ni àbí nínú ago ìbọ̀wọ́. Yàtọ̀ oríṣiríṣi ǹkan, àwọ̀ funfun ni mo fẹ́ràn láti máa wọ̀ jù lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo sì máa ń lò. Ṣùgbọ́n kò ṣe ó sọ wípé mi ní àwọn àwọ̀ mìíràn tí mo máa ń lò àbí tí mo ó ní tí mo máa ń lò sílẹ̀ kankan. Àwọ̀ funfun kan jẹ́ èyí tó burí ju gbogbo wọn lọ tí ó sì dára jùlọ. Ẹ ṣeun púpọ̀.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Ìṣòro ibi iṣẹ́ ó lè jẹ́ oríṣìíríṣìí. Ìmí lé wà láti ara irú iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́. Ìmíràn lè wà lara àwọn tí mò ń bá ṣiṣẹ́. Ìmíràn si lè wà lára wípé bóyá ohun tí mò fi ń ṣiṣẹ́ ó ti gbọ̀nà ara, ó ti yàtọ̀ sí bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀. Ohun àkọ́kọ́ náà ni láti tún ìmọ̀ mi mọ̀. Ǹjẹ́ iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí mo ní ìmọ̀, mo sì ní òye nípa ẹ, mo sì ri ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ igbà tí ìṣòro bá dé sùúrù ni nkan àkọ́kọ́ ni kí a lè wo wípé ok ọ̀nà wó gan ni ìṣòro yìí yóò fi rọrùn. Ọ̀nà wó gan ni ìṣòro yìí yóò fi lè máa fún mi ní ìgboyà, ìfàyà púpọ̀. Lẹ́yìn tí mo bá ti mọ eléyìí tí mo sì ti pinnu wípé mo ní ọkàn, ọ̀nà tí n màá gbé gbà náà ni kí n bẹ̀rẹ̀ sì ni wá átúnṣe si. Ìṣòro pé oríṣìíríṣìí ṣùgbọ́n lẹ́nu iṣẹ́ kò sí ìṣòro tí kò ṣe yanjú níwọ̀n ìgbà tí ó jẹ́ pé iṣẹ́ tí èèyàn mọ̀ dáadáa ni tí ó sì fi ń ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni a máa ṣe, a máa yọrí. Ara àpẹrẹ ni wípé mo ti ní ìṣòro nípa iṣẹ́ nípa, bí a aṣiṣe tó sì fà kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilé ẹ̀kọ́ ti kí wọ́n pàdánù àmì wọn. Ṣùgbọ́n nígbà tí a wò lárí wípé ìṣòro náà kò tí ọwọ́ mi wá bí kò ṣe ẹni tí ẹ̀rọ kọ̀m̀pútà tí a fi fún wọn ní àmì wọn, a sì ṣe àtúnṣe lórí, ẹ ṣeun.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Oúnjẹ ò ṣe jẹ nínú ọkọ̀ torí ó lòdì sí òfin ilẹ̀ wa nípa irú óúnjẹ tí a lè jẹ nínú ọkọ̀. Ṣùgbọ́n àwọn kàn a máa ṣe ṣùgbọ́n kò dára tó torí jíjẹun nínú ọkọ̀ ó jẹ́ ohun tí ó burú púpọ̀ jùlọ. Tí a bá jẹun nínú ọkọ̀, ó máa ń fún wa ní àwọn ìpèníjà kan tó jẹ́ wípé ó lè jẹ́ kí a má lè fojú sí ọkọ̀ tí à ń wà. Tí eléyìí bá ṣì ti ṣẹlẹ̀ bíi kíì a ṣe àṣìṣe tó lè fa ìjàmbá bá ọkọ̀ náà àbí àwọn ẹlòmíràn tí wọ́n rí ní ojú pópó tàbí ẹni tí ó ń wa ọkọ̀ mìíràn torí náà kò dáa kí èyán máa jẹun nínú ọkọ̀. Ṣùgbọ́n tí oungbẹ bá ń gbọ́ mi, ohun tí mọ lè ṣe tàbí tí ẹbí ń pa mí ni pé kí n lè gbé ọkọ̀ mi dúró, kí n dákẹ́ wíwa ọkọ̀ sí dúró sí ojú kan kí n ṣì wa ohun mímu àbọ́ oúnjẹ kí n ṣì jẹẹ́. Nígbà tín bá ṣẹlẹ̀, tí mo ríi wípé ara mi balẹ̀, mo ṣì ní òkun láti tẹ̀síwájú, mọ máa tó bẹ̀rẹ̀ sí ní wá oúnjẹ, máa tó bẹ̀rẹ̀ sí ní gbìyànjú àti lọ wa ọkọ̀ síwájú síi. Eléyìí ni ẹni máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Tó bá jẹ́ àsìkò tí mo máa ń jí, ọ̀pọ̀lọpọ̀ aago méje sí aago mẹ́jọ ni mo máa ń jí. Tí mo bá sì fẹ́ jí, mo lè lo aago ìta ni jí. Tí mo bá ní aago ìta ni jí ló ṣe èsì kó jù n ni màá lò, ṣùgbọ́n ìgbà mìíràn tí mi ò bá ní iṣẹ́ kan tí mò ń jí àbí tí pé àì kan ojú kan tí mò ń jí, mò lè sùn láì lo aago ìta ni jí ìgbà tí mo bá sì jina. Eléyìí má n sẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ẹhn òpin ọ̀sẹ̀. Àsìkò tí mo bá jí náà ni màá gbé a lọ sí ibi tí mo bá fẹ́ lọ tí màá sì lọ ṣe ohun tí mò fẹ́ ṣe. Orí ibùsùn mi náà ni màá jí tí mo bá sì ti díde bẹ́ẹ̀yen tí mo fi omi ibojú tí mo rí pé ilẹ̀ tí mo rí náà kọ́kọ́ láti ṣe náà ni kí n lọ to Lẹ́yìn pé a to tán, oun náà ni kí a mu omi Tí a bá wá mu omi tán ni a lè sọ wípé, "òkay ìbò nìyẹn, a fẹ́ jẹ sí leni, kí ni ètò fún ọjọ́ títò ni, kí n lè bẹ̀rẹ̀ sí ní ṣe ẹṣeun.

Nígbà wo ni o máà ń ṣiṣẹ́ ìmọ́tótó ilé rẹ? Ojoojúmọ́ ní iṣẹ́ ìmọ́tótó ilé. Lọ́pọ̀ ìgbà kàn ṣé pé mo máa ń dà á sí nítorí gẹ́gẹ́ bí ọkùnrin ilé. Yálàboya mo fẹ́ lọ ibi iṣẹ́ àbí mo fẹ́ gba ibi òojọ́ mi lọ. Ṣùgbọ́n ní ìgbà tí mo bá wà lé, mo lè ṣe ìmọ̀ lọ. Fún bí àpẹ aṣọ fífọ̀ a máa wáyé ní òpin ọ̀sẹ̀. Tó bá ti di òpin ọ̀sẹ̀ ní gbogbo aṣọ tí a fi ọ̀sẹ̀ kan lò ni a máa fọ̀. Iru élé, mo lè ṣe ìmọ̀ lọ. Àwọn ìmọ́tótó ilé mi nibi kí a nu ilẹ̀ bí ka rí pé àyíká ó wà ní gbígbá àti ìmọ́tonitoni. Àwọn iṣẹ́ ilé náà léèle ọ̀pọ̀ ìgbà bí a mo fẹ́ fọ ọkọ̀ mi. Àwọn ara àwọn iṣẹ́ ìmọ́tótó ilé ni ẹ́. Yálàboya mo fẹ́ nu àwọn bàtà mi tí mo bá ti kó wọn jọ, máa nu wọn máa rí pé mò ń sá wọn kí wọ́n lè gbẹ́ dáadáa. Tí àwọn gbogbo elé bá ti wà ní pípẹ́ mọ́, òpin ọ̀sẹ̀ ni ìgbà tí mo máa sábà ṣe ò. Ìmọ́tótó ilé àárọ̀ kùtù tí a bá sì tí jí ni a máa ń ṣe ilé ẹṣùn.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Ìbéèrè yìí ó jẹ́ ohun tó ti ṣẹlẹ̀ rí ní ọdún méjì sẹ́yìn ní ìgbà tí mo ṣi ń ṣiṣẹ́ ṣọ́ọ̀bù abánita tẹ́tẹ́ yìí tí mo ń ṣe ní ìgbà náà. Oríṣìíríṣìí ọmọṣẹ́ ni ẹni yẹn máa ń ba pàdé àwọn kan wọ́n á sì máa ṣe ìmẹ́lẹ́ yàtọ̀ sí ìmẹ́lẹ́ wọn a máa fi iṣẹ́ falẹ̀. Eléyìí kó sì dára fún iṣẹ́, ó lè fa kí iṣẹ́ pé ó rẹ wà yìí. So nítorí ìdí èyí mo ti lé ọmọṣẹ́ bí ẹ mẹ́jì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti lé ọmọṣẹ́ méjì kúrò ní ibi iṣẹ́ yàtọ̀ sí àwọn eléyìí àwọn tó bá mi ṣiṣẹ́ fún ọdún mẹ́ta gbakò tí mi ò lé wọn wá. Tí ìbáṣepọ̀ tó dánmọ́rán sì wà láàárín wa tí ó sì yáwọ́ tí ó sì ìjà kankan. Kò n ṣe wípé mo nífẹ̀ẹ́ sí àti máa lé ẹnìkan kúrò nínú iṣẹ́ torí pé bí ẹni pé èèyàn gbàjẹ lẹ́nu wọn ni. Ṣùgbọ́n ẹ jẹ́ gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé oríṣìíríṣìí iwa ló wà lọ́wọ́ ẹni yẹn, ẹlòmíràn bẹ̀bẹ̀ kò bá ríṣẹ́ tó bá ríṣẹ́ tán ìwàkuwà wọn máa wù. Eléyìí kó dára, eléyìí na kí èèyàn kó lé wọn kúrò ní ibi iṣẹ́. Ẹ̀ṣọ́.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Ìbéèrè yìí ọ̀nà méjì lò pín sí i. Kò sí àsìkò láti ṣe ìwádìí fún àwọn tí a ń bá ṣiṣẹ́ pọ̀ yálà tí a bá ti le wọ́n tàbí tí a rí ènìyàn kan tó lè jẹ́ lórí sí i fún èèyàn dáadáa ni a ò ní ìwádìí kan tí a tún ń ṣe nípa wọn. Ṣùgbọ́n bí a ti mọ̀ ọ́n ní rúru ẹni èèyàn ló wà tó jẹ́ jẹ́ wípé tí wọ́n bá bá wọn da iṣẹ́ pọ̀ wọ́n lè bu ìwà tí kò dáa. Ṣùgbọ́n iṣẹ́ kì í ṣe wípé ohun tí èèyàn máa tan pínpín èèyàn kan àbí ṣe ìwádìí kan wípé tẹ́lọ́dọ̀ ẹnìyàn. Bó ti lẹ́jẹ́ wípé a mọ̀ pé iṣẹ́ tí a báa ṣe fún ìgbà díẹ̀ ẹni tí a bá ti ṣe òpin lè tí de ní ààrin wa. Ṣùgbọ́n ní wọ́n bá tí mọ́ bá ti ri pé èèyàn dáadáa ni àti wípé ó ní rúru èèyàn ló máa gbé iṣẹ́ wa fún èèyàn tí wọ́n bá tí ń ṣe èèyàn dáadáa. Eyànsísẹ́ yẹn tí iṣẹ́ bá dẹ̀ ti parí láààrin wa, dandan ni kí òpin kó lọ. Ṣùgbọ́n bí bá jẹ́ àwọn tí mo fẹ́ gbà sí iṣẹ́ àdáni, dandan ni kí n ṣe ìwádìí iru ẹ̀yàn tó jẹ́ boya wọ́n ṣe fọkàn tán, boya wọ́n jẹ́ olóòótọ́ nípa ti owó àti àsìkò. Tí nígbà tí ìwádìí bá ti sọ pé mo lè jẹ́ ri wọ́n nípa elẹ̀ yìí ló máa jẹ́ kí mo mọ̀ bóyá mo lè gbà wọ́n ṣiṣẹ́. Ọ̀pọ̀ ìgbà gan a máa ń wò bóyá wọ́n ní onídùúró. Onídùúró wọn ló sì máa lè jẹ́ pé ẹni tí a lè ké pé nígbà tí wọ́n bá wù wá burú kùkù àbí wọ́n ṣe àṣemáṣe ẹ̀ṣìn.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Fún àwọn ẹbí mi ọjọ́ ajé ni mo ti máa ń kúrò nílé, ìgbà mí mo lè dé lu ọjọ́ méje, ọjọ́ mẹ́ta, pápa ń gbà mí wọ́n lè ṣẹlẹ̀ kí n lo ọjọ́ mẹ́rin ibi iṣẹ́. Ṣùgbọ́n ìgbà mí mo lè má jáde nílé fún dín ní ọ̀sẹ̀ kan, gbogbo ìgbà tí eléyìí bá ṣẹlẹ̀ gbogbo ọ̀sẹ̀ yẹn náà ni màá lu pẹ̀lú wọn. Ṣùgbọ́n nígbà tí iṣẹ́ bá gbé ní gbà mí ní àsìkò bí méjì sí mẹ́ta èyí tí mo bá rí náà ni màá lo pẹ̀lú wọn ní àfi jọ̀ọ́ máa wà nílé. A dẹ̀ máa wà nílé, a lè jọ wo sinimá, bá pọ̀ a sì lè jọ wo ẹ́hún àwọn múù máwòrán, a lè jọ fọ̀rọ̀ jomitoro, a lè jọ jẹun pọ̀, a lè jọ ṣeré. Àwọn báì náà ni a ṣe ń lo àkókò lásìíṣẹ́ jọ ń ṣe ìgbà fún ìgbà mọ̀lẹ́bí. Ṣùgbọ́n iṣẹ́ náà ni ó máa ń sábà gba àsìkò lọ́wọ́ mì tí iṣẹ́ kò bá ti sí àsìkò tó kùnà àwọn ẹbí ènìyàn ni wọ́n ní. Àfi tí èèyàn bá ní àsìkò díẹ̀ fúnra ẹgbẹ́ yà láti ṣe ohun kan bí ọmọ wọn.

Íru aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Onírúurú aṣọ, òun náà ni mo ní. Mo ní sòkòtò àti buba, mo ní ṣẹ́ẹ̀tì àti elé tí à ń pè ní sòkòtò ìgbàlódé bí i jíínì, mo ní àwọn sòkòtò kéékèèké tí à ń pè ní níkà. Oríṣìíríṣìí náà ni sòkòtò tí mo ní ṣùgbọ́n tàbí aṣọ elé tí mo máa ń sábà wọ̀, irú òde àbí ìjáde tí mo bá ń lọ ló máa sọ irú tí a máa wọ̀. A lè wọ̀ mí lọ sí ibi iṣẹ́, a lè wọ̀ mí lọ sí ibi òde bóyá bí ayẹyẹ patí ni, ìnáwó ni, ìsọmọlórúkọ ni, ìgbéyàwó ni, ìsìnkú ni. Ayẹyẹ ló máa ń sọ irú aṣọ tí a máa wọ̀ ṣùgbọ́n elé ni mo fẹ́ràn jù tí mo kọ dùn, òun náà ni kí n máa wọ aṣọ tí a fọwọ́ ràn tí a lè pè ní bí àwọn sẹ́nétọ̀ tí à ń rán sòkòtò tẹ́ à sì wọn bùba sí i, a lè kóṣẹ́ síi nífẹ́fẹ́. Bá èmi mi fẹ́ràn jù láti máa múra ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo mú wá àwọn aṣọ tókù náà ṣùgbọ́n elé ni mo fẹ́ran. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí máa ń lọ ibi iṣẹ́, òun gan an ni mo máa ń sábà wọ̀ àbí mo lọ ilé ìjọsìn náà, òun náà ni mo máa ń wọ̀, ese.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyàwó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn kò ṣe pé iṣẹ́ tí ó ṣẹlẹ̀ ní ìgbà tí mo rán tí pẹ́ẹ́pẹ́, ó ti pẹ́ tí ó ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n tí a bá wo ìgbéyàwó náà bí gbogbo ìgbéyàwó ṣe máa ń rí ni, náà ni ó ṣe ń lọ. Láàárín ọkọ láya tí ẹbí méjèèjì máa péjọ, tí wọ́n á sì fi ọkọ lé ìyàwó lọ́wọ́. Ṣùgbọ́n tí ohun gbogbo máa wáyé ní ṣíṣẹ̀ńtẹ̀lẹ̀. Ohun àkọ́kọ́ tí wọ́n ń ṣe, òhun náà ni mọ̀ mi mọ̀ ọ́. Tí ẹbí ìyàwó tí yó mọ ẹbí ọkọ, tí ará ìyàwó yó mọ ará ọkọ, tí ọ̀rẹ́ ìyàwó yó mọ ọ̀rẹ́ ọkọ, tí àmójúlùmọ́ náà yó mọ ara wọn gẹ́gẹ́ bí ẹbí kan. Torí ní ilẹ̀ Yorùbá agbà wípé kí nìkan ọkọ àti ìyàwó nìkan ló ń fẹ́ wọn, bí kò ṣe wípé àwọn ẹbí náà wọn mọ̀ sí i. Wóní ti èèyàn bá ti fẹ́ ènìyàn ní ibi kan, ó ti fẹ́ ẹbí rẹ̀ náà ni. Lẹ́yìn gbogbo atótónu tí gbogbo wọn bá ti mọ̀ náà ni á ṣe ilé tí à ń pè ní ìgbéyàwó. Tí ọkọ máa ti ṣe ìlérí òhun gbé ìyàwó ẹ, òhún bẹ̀bẹ̀ fẹ̀, yóò koro ní oru òhun wá tí àwọn ẹbí sì ní ìtumọ̀. Èmi ni adàn ni, èmi ni iyọ̀ ni, èmi ni oyin ni, lóyìí sìbẹ̀ tí a fi máa mọ wípé àmì ìgbéyàwó ni eléyìí túmọ̀ sí.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? A ti mọ̀ wípé àdéhùn máa ń wà nínú onírúurú. Yálà, bèyàn fẹ́ ṣiṣẹ́ kan ni ó ní àdéhùn, bèyàn fẹ́ wọ iṣẹ́ pẹ̀lú ènìyàn ni ó ní àdéhùn, bèyàn ra nǹkan lowo ènìyàn kan ní bí ilẹ̀ bí ọkọ̀, ó ní àwọn àdéhùn kí gbogbo elẹ̀yi bá a wá. Kódà bèyàn ń dówò pọ̀ pẹ̀lú ilé ìfowópamọ́sí, gbogbo ẹ ló ní àdéhùn. Àwọn àdéhùn yìí, ó sì jẹ́ ohun tí ènìyàn kò gbọdọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú àbí ènìyàn lè fi ọwọ́ fi sẹ́yìn wípé kò ní ìtumọ̀. Torí tí ènìyàn bá kẹ́ja ìkan nínú rẹ̀, òfin o lè dé ẹ ní bẹ́ẹ̀. Òfín kì í sìnsín ohun tí ènìyàn máa sọ wípé ènìyàn kò mọ̀ níwọ̀n ìgbà tí wọ́n ti fi lélẹ̀ pé àdéhùn ni kí ènìyàn kó kale. Èyí tí ènìyàn búburú bá fi ara mọ́ kí ó ṣe àlàyé fún un pé ènìyàn ò faramọ́ eléyi kí ènìyàn sì lè ṣe àtúnṣe sí i. Àtúnṣe tí ènìyàn bá wá ṣe, ọ̀un nà ni ó máa tún jẹ́ kí ènìyàn kò mọ irú ilé ètò àbí ìgbésẹ̀ tí ènìyàn yóò gbé. Kí ènìyàn lòdì wípé irú àdéhùn bẹ́ẹ̀ àti apá ọ̀tún àti apá òsì ni ó faramọ́ ohun tí ó wà nínú rẹ̀. Ó sì gbin ní ọrọ̀, ó sì dúró lólẹ̀ wípé àwọn ò ní kẹ́ja àbí àwọn ò ní kó ọ̀rọ̀ iná àdéhùn náà dànù. Ẹ̀sìn.

Ìrọrí mélòó ni o máa ń lò? Ìrọrí kan náà ni. Botilẹjẹ́ wípé mo ní ju ẹyọ kan lọ ṣùgbọ́n ìrọrí kan ni mo máa ń lò tí mo bá ń sùn. A ní púpọ̀ ìrọrí, lọ́tọ̀ lóríṣìírṣìí, èyí tí ó rí dẹ́mu dẹ́mu wà, èyí tí ó dẹ̀ túró jẹ́ wípé kò rí dẹ́mu dẹ́mu tó ti ó le díẹ̀. Ṣùgbọ́n ìrọrí kan náà ni èèyàn lè lò níwọ̀n ìgbà tí ènìyàn bá sùn. Àwọn míà lè lò púpọ̀ yálà bíi abióloyin, a fi kan gbe si ori, a gbé kan sí ẹyin Ṣùgbọ́n ìrọrí kan ni mo máa ń lò, ọ̀un náà ni mo ní tí mo lè sọ wípé ó jẹ́ titẹ mi. Àwọn ọmọ ní tiwọn, aya ní tiwọn. Tí èèyàn bá ti ń sùn, ó tún lè sùn gan kú gbàgbé láti lo ìrọrí torí ọ̀pọ̀lọpọ̀ igbà náà ni ìrọ̀rí yẹn kì í fi bẹ́ẹ̀ dára tó tabi kii jẹ́ kí èèyàn kó fi dáadáa sùn bó ṣe yẹ kó sùn. Ìyẹn ló bẹ́ẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé àsìkò tí wà fún méjèèjì? Mo ti mọ iye ọjọ́ tí mo fi ń ṣiṣẹ́, mo mọ iye ọjọ́ tí mo sì fi ń dá sí ọ̀rọ̀ ìgbésí ayé mi. Mo mọ wípé tí mo bá ṣiṣẹ́ ní àárọ̀ tó bá ti di ọwọ́ ọ̀rọ̀ lè mọ́lẹ̀, àsìkò ìsinmi ti tó tí mo sì máa lọlé. Àsìkò yìí náà ni ìgbésí ayé ti bẹ̀rẹ̀. Yalá a fẹ́ lọ gbádùn ni, a fẹ́ lọ rí ọ̀rẹ́ ni, a bá fẹ́ lọ rí ojúlùmọ̀ àsìkò tí a tún ní nìyẹn. Òpin ọ̀sẹ̀ náà ni a fi máa ń ṣe ohun tó bá ti ní ṣe pẹ̀lú ayé wa. Òun náà ni a fi ń ní àsìkò pẹ̀lú àwọn ẹbí àti ará àti ọ̀rẹ́. Ìkankan o bá kan ja, ìkankan rẹ̀ di ìkan lọ́wọ́. Ohun gbogbo náà ló ti ní ètò lẹ́tò ni ìwọ̀n, bá tí ẹni bá ti jẹ́ ẹni tó ní ètò tó sì ní ìmọ̀, a mọ wípé àsìkò eléyìí, àsìkò àti ṣíṣe ni eléyìí, àsìkò ìgbésí ayé ènìyàn méjèèjì ló pọn dandan, ló sì nílò kí ènìyàn kó ní ẹ́hun ètò fún ẹṣeun.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún bẹ́ẹ̀ni. Owó àfikún dáa tórí ó máa ń fúnni ní ìwúrí, ó sì máa ń mú kí àwọn òṣìṣẹ́ kí wọ́n tẹ́ra mọ́ iṣẹ́ wọn kí wọ́n tún bọ́ jára mọ́n iṣẹ́ fáfa. Tóri naa mọ́ fẹ́ràn láti máa fún òṣìṣẹ́ ní owó àfikún. Owó àfikún ni láti tún dupe lòwò òṣìṣẹ́ fún iṣẹ́ takuntakun àti iṣẹ́ dáadáa tí wọ́n bá ṣe. Torí náà mo máa ń fún wọn ní owó àfikún. Owó àfikún kì wa ṣe túnláṣì, kì í ṣe dandan ṣùgbọ́n ó jẹ́ ohun tó máa ń mú ìwúrí wá. Yorùbá sì bọ́, wọn ni orí tútù ló máa ń mú olíyá wá. Ni pé tí èèyàn bá yini tàbí tí ó ṣe ohun tí ó dùn mọ́ ni, ó ṣe é ṣe kí ó yẹni kí ó yá láti ṣiṣẹ́. Ẹ̀hn, eléétú máa ń jẹ́ ìpèníjà fún àwọn tó bá ṣe ìmẹ́lẹ́ ní ara iṣẹ́. Níwọ̀n ìgbà tí wọ́n bá rí pé àwọn kan gba owó àfikún, ó lè mú kí àwọn náà tẹ́ra mọ́ iṣẹ́ kí wọ́n sì rí pe a lóòótọ́ èré wà fún ẹni tí ń ṣiṣẹ́ dáadáa. Bẹ́ẹ̀ sì ni ìjákulẹ̀ owó wà fún ẹni tí ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́. Èmi náà máa ń gba owó àfikún lọ́wọ́ àwọn tí mo bá bá ṣiṣẹ́ dáadáa tí wọ́n rí pé iṣẹ́ mi ò dára. Ẹ̀ṣeùn.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ìtọ́jú ọjà jẹ́ dandan, ó jẹ́ túláṣì, ó sì ṣe pàtàkì. Pàápàá jùlọ tí èèyàn bá jẹ́ oníṣòwò tí ó mọ iṣẹ́ ẹ tí ó sì dáátọ́ lẹ́nu iṣẹ́, ó gbọdọ̀ máa ṣe ìtọ́jú iṣẹ́ rẹ̀ dáadáa. Nítorí bí iṣẹ́ rẹ̀ bá ṣe dára, náà ni àwọn ènìyàn máa ṣe ní ìfẹ́ síi láti rà. Bẹ́ẹ̀ náà ni ó ṣe máa wọn àwọn ènìyàn láti máa padà wá ní ìgbà gbogbo. Torí pé ìmọ́tótó ó borí gbogbo àrùn. Kò sí ẹni tí ó fẹ́ràn láti máa dúró sí ibi tí ọ̀bùn bá wà. Dípòdípò ọjà tí èèyàn rà kí ó má wà ní ipò tí kò dára. Pàápàá tó bá jẹ́ ohun tí ènìyàn ń jẹ́ sí ara tàbí tí ó ń wọ̀ sí ara ni, èèyàn gbọdọ̀ máa ṣe ìtọ́jú rẹ̀ dáadáa. Fún bí àpẹẹrẹ, ìyáwó tèmi a máa ta aṣọ. Ara àwọn ìtọ́jú tí ó máa ń ṣe tí èmi sì máa ń ràn lọ́wọ́, òun náà ni kí a lọ aṣọ náà kí a rí pé ó dùn-ún rí. Lẹ́yìn tí a bá lọ, ẹnikẹ́ni tí ó bá rà ó ti ní ọ̀rá tí a máa kó síi tí a máa lè fi jíṣẹ́ fún èèyàn tó jẹ́ tí ẹni náà bá gbà á nínú lílé nínú ọ̀rá gan-an inú rẹ̀ á dùn wípé "à ọjà òun ni, ó dáa tó bá i." Nípa ṣíṣe eléyìí a ti gba ọ̀pọ̀lọpọ̀ èsì àti ìwúrí láti ọ̀dọ̀ àwọn oníbàárà wípé "à ọjà yín máa dára, ọjà yín máa rẹwà, ọjà yín máa dùn wò." Gbogbo eléyìí ló máa ń jẹ́ ìwúrí, ó sì jẹ́ wípé ó tún máa ń mú kí èèyàn tún máa ṣe ìtọ́jú ọjà dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìpọ̀ ìgbà. Nítorí wípé tí èèyàn kò bá ṣe eléyìí, ó ṣe é ṣe kí oníbàárà tó tin bayàn rajà gan kí ó sá sẹ́yìn kí ó má wámọ́ dípò tí oníbàárà tuntun máa tún lè sọ wípé ọjà òun yẹn ó dára tàbí kí ó jù wé fún èèyàn wípé "à bí báyìí ni mo ti ra ọjà mi wọ́n sì máa ń ṣe ìtọ́jú ọjà náà dáadáa." Ẹ ṣeun.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Pípààrọ̀ ọkàn ọ jẹ́ ohun tí a máa ń ṣe láti yí ohun tí a tí sọ padà àbí ìpinnu kan tí a ti ní pé a fẹ́ ṣe láti yí padà. Elèyi sì ṣe pẹ̀lú àbájáde ohun tí ó bá jadé tẹ́lẹ̀. Yálà a tí ṣe ohun kan tẹ́lẹ̀ tí a lè jàkulẹ̀ níbẹ̀, tí a bá tún fẹ́ ṣe irúgbìn sẹ́bẹ̀ tí a ti kọ́kọ́ wí pé báyìí ló ṣe kí a ṣe, tí a wá ro lọ síwájú tí a wò lọ sẹ́yìn táa rí wí pé àtúnbọ̀tán rẹ̀ kò ní jáde sí ibi tí ó dáa, a lè ṣe ìpààrọ̀ ọkàn. Ìpààrọ̀ ọkàn ni láti wí pé à, jẹ́ kí n yí ọkàn mi padà kí n máa gba ọ̀nà yìí mọ́ kí n ṣe báyìí. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wí pé èèyàn lè ro nǹkan láti ṣe lọ́nà báyi tó sì jẹ́ wí pé ọ̀nà yẹn kò ní jẹ́ ọ̀nà tí ó máa dára tó. Ṣùgbọ́n yálà torí pé ọ̀nà yẹn ó jẹ́ ọ̀nà tí ó rọrùn àbí ohun tí èèyàn fẹ́ràn si, ó lè wí pé kí òun máa tẹ̀síwájú rẹ̀. Ṣùgbọ́n tí èèyàn bá tún rò àbájáde ibẹ̀ tó, àbájáde ibẹ̀ lè máa dára tó, ó lè ṣe ìpààrọ̀ ọkàn. Ìpààrọ̀ ọkàn ó máa ń wà fún kí ohun kó lè jáde dáadáa ni kí ìṣẹ̀lẹ̀ má ba à ti ohun tí èèyàn kò ní ro lọ, kí omi má ba à ti ẹ̀yàn bọ ìgbin èèyàn lẹ́nu. Ẹ̀ ṣeun púpọ̀.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Tó bá jẹ oúnjẹ ọ̀sán lẹ́nu ibi iṣẹ́ kì í kó maju ọgbọ̀n ìṣẹ́jú tàbí wákàtí kan lọ. Ó wá pọ̀ ju àlúrẹ̀ẹ́ ìwákàtí kan náà ti tó. Bó ti lẹ̀ jẹ́ wípé a ò ní ìgbà kan tí ó ṣiṣẹ́ fún gbogbo àwa òṣìṣẹ́. Gẹ́gẹ́ bí mo ti sọ sẹ́yìn wípé olùkọ́ ni mí, oníkálukú ló lè mọ ìgbà tí òun fẹ́ lọ fi ìsinmi oúnjẹ ọ̀sán sí. Ìgbà tí oníkálukú bá fi sí, kò yẹ kó lò ju wákàtí kan lọ. Lóòtítọ́ àǹfàní lè wà láti lò ju bẹ́ẹ̀ lọ yálà wípé ẹni ẹ̀ kò ní iṣẹ́ lọ́wọ́ ní àsìkò náà tàbí kò ní ohun kan tí ó fẹ́ dá sí. Ṣùgbọ́n lẹ́nu oúnjẹ, tí a bá ti jẹ oúnjẹ náà bàá, dandan náà ni kí a dìde kúrò bẹ̀ nígbà tó jẹ́ wípé ilé oúnjẹ ni àwa tí ọ̀pọ̀lọpọ̀ èrò ni ó sì máa wá síbẹ̀ láti jẹun, láti máa jìròro lẹ́nu oúnjẹ wọn. Pápá julo emi kì í fẹ́ kí n pẹ́ lẹ́nu oúnjẹ jíjẹ. Tí mo bá ti jẹ oúnjẹ mi tán, mo fẹ́ dìde kí n sì lọ wá ohun mìíràn ṣe. Gbogbo ilé ni àwọn tí èmi máa ń wò ti máa fìún wò wípé láàárín wákàtí kan tí mo bá ti jẹ oúnjẹ mi tán, ohun tí ó kànnà ni láti lọ gbójú mọ́ nǹkan mìíràn tí mo fẹ́ ṣe. Yálà mo wá jẹun tán kò sí ohun mìíràn tí mò le ṣe, màá sì lọ sí ọ́fíìsì, màá lọ màá sinmi bí èmi ṣe máa ń ṣe léleyi Ẹ̀ṣeun púpọ̀.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe? Tábìlì iṣẹ́ ni a máa ń kún fún ìwé, a máa ń kún fún kọ̀m̀pútà, a máa ń kún fún ẹ́hùn tálákà tí a fi ń kọ iṣẹ́, a máa ń kún fún oríṣiríṣi ìwé, ìwé ìwádìí ni, ìwé lórí ẹ̀kọ́ ni, ìwé ìdánwò tí àwọn ọmọ ṣe ni, lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni tábìlì ni a máa ń sábà kún fún. Torí náà gẹ́gẹ́ bí olùkọ́, ọ̀pọ̀ ìgbà ló lè jẹ́ pé tábìlì wa kò ní sí ní ipò tó dáa torí pé a kò to àwọn ìwé náà. Nígbà tí iṣẹ́ bá pọ̀ lójú ẹni tí kò sì sí àsìkò púpọ̀ láti mójútó bí tábìlì èèyàn lè fi ìwé sí oríṣiríṣi tábí kí ìwé mìíràn kó wà níbi tí kò sí. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà tí mo bá ti rí pé mo fẹ́ kúrò lẹ́nu ibi iṣẹ́ ni mo máa rí wí pé mo fi ohun gbogbo sí àyè wọn. Mi kì í kúrò ní ibi iṣẹ́ láìpẹ́ kó sì ní àyè rẹ. Èyí tó bá yẹ kí á wà ní àyè torí pé ní àárọ̀ ìjọ kejì tí mo bá dé, mo fẹ́ kí ohun gbogbo kí ó wà ní ṣíṣe ntẹ̀lé kí ó sì wà ní ipò tó jẹ́ wí pé mo lè tètè mọ̀ wípé kí ibi báyìí ni mo fi ìwé báyìí sí tí mo bá ń wá ibi báyìí ìwé báyìí. Ibi báyìí ni màá lọ sí láì beere sì ni màá dá ọkàn mi rú àbí láti máa ronú jinlẹ̀ wípé àbí mo ti sánùú àbí mo ṣi ọwọ́ fi sí ibòmíràn ni. Ẹ ṣeun.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Oríṣìíríṣìí ìṣẹ̀lẹ̀, ló lè ṣẹlẹ̀ nígbà tí èèyàn bá ń wa ọkọ̀ tí ó lè fa ìbínú. Ènìyàn lè, boya ẹni kan tí ó wà nínú ọkọ̀, ó lè sọ̀rọ̀ tí ó lè fa ìbínú. Boya kí ẹ̀yàn tẹ̀ tó wọ̀nú ọkọ̀, ní ẹnìkan ti ṣe ohun kan tó ti mú ìbínú wá. Oríṣìíríṣìí nǹkan ló lè fa ìbínú tí èèyàn bá wà nínú ọkọ̀. Tó bá wá jẹ́ wípé mi ni mò ń wà ọkọ̀ ní àsìkò náà, irú bẹ́ẹ̀, mò lè ní ìpèníjà pé kí n má jẹ́ kí ìbínú mi kí ó ní ṣe pẹ̀lú ọkọ̀ tí mò ń wà. Nítorí tí ó bá ní ṣe pẹ̀lú ọkọ̀ tí mò ń wà, ó máa, mò lè ṣi ìwà wu. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ọkọ̀ elérò ni mò wà tí ìbínú fi ṣẹlẹ̀, mò lè wùwà bí à kí ń sọ̀rọ̀. Yálà mò gba ìpè ni, mò lè wùwà sí onítoun abí kí ń sọ̀rọ̀ padà, abí kí ń fi fà ojú ro. Ìbínú kò ń bá yàn, kò ní ibi tí kò tí lè bá yàn. Ìbínú ò sì ní ọ̀gà. Eèyàn kan nílò láti mọ bí ó ṣe máa wùwà sí ìbínú nígbà tí ìbínú bá dé ẹ̀ṣeun púpọ̀.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójúmọ́? Ìgbà méjì ni èmi máa ń fọ eyín lójúmọ́. Lówuro, gẹ́lẹ́ tí mo bá ti jí, kí n tó bẹ́rẹ̀ sì ní jẹ ohun kohun tàbí fi omi gan kọ enú, mo máa kọ́kọ́ ríi wí pé mo fọ eyín. Nítorí ìmọ́tótó eyín ó ṣe pàtàkì. Kò ní yẹ kí èèyàn sọ̀rọ̀ láwùjọ kí àwọn èèyàn kó máa fi ọwọ́ bo imú tàbí kí wọ́n máa sá fún èèyàn níwọ̀n gbà tí èèyàn bá fẹ́ sọ̀rọ̀, kódà. Irú kíni yìí a sì máa fa ìjákulẹ̀ níbi kíbi ìpàdé. Nítorí ọ̀pọ̀ tí ẹ lè má bà yàn ṣe mọ̀, ọ̀pọ̀ òní ní ìgboyà láti sọ fún ẹni báyìí wí pé ẹnu rẹ ni óun run. Tí èèyàn bá fọonu tán ní àárọ̀, bó tún di alẹ́ lẹ́yìn tí èèyàn jó ń jalè, ó tún ṣe pàtàkì kí èèyàn fọ ẹnu nítorí pé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ kéékèèké ni ó lè ha sí ẹnu èèyàn tí èèyàn máa fọ. Ilé yìí tù ṣe pàtàkì tí èèyàn bá má jí ní àárọ̀, kí ẹnu ẹ máa bá run. Àwọn pàtàkì kí èèyàn máa fọ ẹnu lẹ́ẹ̀mejì lèyí. Torí náà èmi mu ní òkúkú dú, mọ̀ sí ri ní pàtàkì, ṣé ni mo fi máa ń fọ ẹnu ní ẹẹ̀mejì ní ojúmọ́. Ẹ ṣeun.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ìparí ọ̀sẹ̀ mi ò kí n ní ètò. Fún bí irú ọ̀sẹ̀ tí a wà yìí, mo máa ṣe ìpàdé pẹ̀lú àwọn onílé ní àdúgbò torí pé èmi ni akọ̀wé sílẹ̀ owó. Lẹ́yìn tí mo bá ti ṣe eleyi, mo máa gba òde láti bẹ̀rẹ̀ sí ní wo ẹ̀hùn eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Tí mo bá ti bẹ̀rẹ̀ sí ní wo eleyìí, eleyii ni màá wò láti bí ọ̀sán, bí aago kan ọ̀sán tàbí aago méjìlá ọ̀sán títí titi di alẹ́. Ikọ̀ agbábọ̀ọ̀lù Arsenal ni èmi máa tẹ̀lé, ṣùgbọ́n wọn kò gbá ní òpin ọ̀sẹ̀ yìí, ó di wọn kò gbá ní ọ̀la, ó di ọjọ́ Sunday, ọjọ́ ìsinmi kí wọ́n tó gbá. Ilé ni èmi máa dúró dé kí n lè bẹ̀rẹ̀ sí ní darapọ̀ láti wò. Bí èmi ṣe máa lò pín ọ̀sẹ̀ mi ni, mo máa n fi sìnmi sílé kí n sì wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní ẹṣẹ.

Báwo ni o ṣe má ń ṣètò àwọn ímeèlì rẹ? Àwọn ímeèlì tí mo bá gbà tí wọ́n bá jẹ́ bí abẹ́ ìpolówó, emo bọ́ sí mi kí n ta ara bọ̀ wọ́n, mi kì í sì ń káwọn kún torí mo rí i wípé ó lè jẹ́ ọjà kan ni. Ṣùgbọ́n tió bá jẹ́ àwọn ímeèlì tí ó really wọ̀, tió bá jẹ́ àwọn ímeèlì tí ó wọ ibi tí ó yẹ kí ó wọ̀, mo máa ń káwọn kún bí i kí n wo ohun tí a kọ sínú ímeèlì náà, kí ni àbájáde rẹ̀ àti wípé èsì wo ni wọ́n fẹ́ kí n fọ̀ sí i. Bẹ́ẹ̀ emi se mà ń ṣe àwọn ímeèlì mi léle yi. Àwọn kan á wà nínú spamù, ìrú àwọn tí ó bá wà nínú spamù yẹn mi ò kí n dá sí i. Ṣùgbọ́n tó bá di ìparí oṣù ni mo máa ń máàwọ̀ kan nu, mo sì máa ń kó àwọn kan dànù nínú àwọn ímeèlì mi, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tó kẹ́yìn ọdún ni mo fẹ́ràn jù, iyẹn sì ní oṣù tí a mọ̀ sí oṣù Disẹ́ḿbà, Yorùbá máa pè ní Ẹrẹ́lú. Oṣù yìí ni mo fẹ́ràn jù nítorí pé ó bọ́ sí oṣù tí ọ̀pọ̀lọpọ̀ ìsìnmi wà nínú rẹ̀, tí ìgbádùn àti faajì ṣí wà níbẹ̀. Bótilẹ̀ jẹ́ wípé a máa ṣiṣẹ́ nínú oṣù yi náa, ṣùgbọ́n kò wọ́pọ̀ tó iṣẹ́ tí a máa ṣe ní àwọn oṣù mìíràn. Mo fẹ́ràn oṣù yìí púpọ̀ gan nítorí ó máa ń fi àye gbà ìsìnmi, ó máa ń fi àye gbà kí ènìyàn kó lò pẹ̀lú àwọn ẹbí àti òjúlùmò. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé nínú oṣù yìí ló jẹ́ wipé ẹni tí èyàn ò ti i rí fún ọjọ́ pípẹ̀, inú oṣù yìí náà ni àǹfàní máa yọ láti rí irú ení bẹ̀, láti bẹ́ ení bẹ̀ jíròrò, láti bẹ́níbẹ̀ sọ̀. Oṣù tó kẹ́yìn ọdún ni èmi fẹ́ràn jù nínú gbogbo oṣù, ẹ ṣèun.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní ẹranko ọ̀sìn, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa sin ẹranko ọ̀sìn. Nígbà kan mo ti sin ẹranko ọ̀sìn ní ibi báyìí, ní bí i ọdún méjì sẹ́yìn ni mo sin ẹranko ọ̀sìn. Ajá sì ni ẹranko ọ̀sìn tí mo sin. Ṣùgbọ́n mo máa sin ẹranko ọ̀sìn púpọ̀ nígbà tí mo wà ní kékeré Mo ti fi ìgbà kan sin ajá rí, mo sin adìẹ. Adìẹ yìí nígbà tí a bá sin tó wá di ìgbà ọdún a máa ń tà. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní nǹkan ọ̀sìn tí mo sin. Àbúrò mi a máa sin ehoro, ṣùgbọ́n èmi pàápàá mo fẹ́ràn ehoro. Mo ti máa ń jẹ ẹ́ torí ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn si tí ó sì dùn lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, mo ní àwọn podcast tí mo máa ń gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ mi torí mo jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. Tó sì jẹ́ wípé àwọn podcast tí a máa ń gbọ́ ló ní ṣe pẹ̀lú bí a ṣe lè ni dédé gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn kìrìsìtẹ́nì àti bí a ṣe lè hùwà nígbà ayé tó tọ́. Torí náà mo fẹ́ràn láti máa gbọ́ podcast. Ṣùgbọ́n kì í ṣe túláṣí. Ó ti ní àsìkò tí mo fi lè fún un. Ọjọ́ kan nínú ọ̀sẹ̀ ni. Yálà mo ti pàdánù àwọn kan. Àsìkò yìí náà ni mo máa fi ara balẹ̀ láti gbọ́. Ọ̀pọ̀ nínú àwọn podcast yẹn, èyí mìíràn lè gbà mí ní wákàtí kan ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, ogún ìṣẹ́jú lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n wákàtí méjì ni mo máa ń fi lè lẹ́yìn àpapọ̀ láti gbọ́. Àsìkò tí mo bá sì ń gbọ́ àwọn podcast yìí, mo máa ń mú ìwé láti kọ ohunkan jáde tí mo bá rí kọ́ níbẹ̀. Ẹ ṣeun.

Ibo ni o fẹ́ràn láti lọ jù? Mo fẹ́ràn láti lọ sí ilé ijó níbi tí ọ̀pọ̀lọpọ̀ orin ìlú, ọtí, oúnjẹ ó wà. Ṣùgbọ́n elé yìí kì í ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà o. Mo máa ń lọ síbẹ̀ láti lọ gbafẹ́, láti lọ dáràyà ni. Mo sì tún fẹ́ràn láti máa lọ sí ibi tí wọ́n bá ti ń gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Torí mo jẹ́ ẹni tí ó ti fìgbà kan gbá bọ́ọ̀lù rí. Dè é ní, mo sì ti máa ń wo bọ́ọ̀lù ní orí amóhùnmáwòrán. Àwọn ibi méjì tí mo lè sọ wípé mo fẹ́ràn jù lọ láti máa lọ. Lóòtitọ́ ibi tí mò ń lọ kọ́pọ̀. Ṣùgbọ́n lási kò yi, ibi méjì ni mo lè rántí tó dá mi lójú wípé mo fẹ́ràn láti máa lọ tí mo sì ti máa ń lọ dáadáa. Tí àǹfààní bá wà náà, mo máa ń tẹ̀lé ìyàn lọ sí òde. Mo fẹ́ràn òde. Òde à ń ṣe kó mọ́ ni, à ń ṣe ìgbéyàwó, ibi ìsìnkú. Ibi méjèèjì ni mo fẹ́ràn láti máa lọ.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Nínú coffee tàbí tea, lákòókò ni èwo ló rọrùn láti rà àti wípé èwo ni òwe ènìyàn wọn ni kò wọ́n ju ìkan lọ. Coffee ó fẹ́ràn ju tea lọ, lóti tó ní àwọn tea kan tí ó wọ́n ju coffee lọ. Ṣùgbọ́n wọn ní àwọn tea tí ó wà láàlú ọ̀tọ̀tọ̀ mi kò wọ́n tó coffee. Fún ìdí èyí, mo fẹ́ràn láti máa mu tea. Ikeji ni wípé àwọn coffee mi wà tí wọ́n kì ń dùn, èmi a sì máa fẹ́ràn ohun tí ó dùn. Torí ìdí èyí, tea ni màá yàn láàyò torí ọ̀pọ̀lọpọ̀ tea ni ó máa ń dùn. Àwọn coffee mi bó tilẹ̀ fi ṣúgà sí ó lè máa dùn tó. Ṣùgbọ́n èmi ríi wípé tea a máa jẹ́ kí ara èèyàn jí pépé ju coffee lọ. Ó ti ni àwọn tea tí èmi fẹ́ràn níbí mi ṣùgbọ́n mi lè ṣe ìpolówó ọjà fún wọn. Tea ni èmi fẹ́ràn ju coffee lọ.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn ní ìgbà tí iṣẹ́ bá pọ̀? Tí a bá ṣẹ̀ṣẹ̀ wọ ìbẹ̀rẹ̀ sáà, iṣẹ́ máa ń pọ̀ fún àwọn olùkọ́. Fún bí àpẹẹrẹ báyi a ṣẹ̀ṣẹ̀ ń parí sáà k-kínní ni, iṣẹ́ kò wọ́pọ̀ báyìí. Ṣùgbọ́n tí a bá ti wọ sáà kejì, iṣẹ́ á pọ̀ sílẹ̀ o. Ṣùgbọ́n ní àsìkò yìí, tó bá jẹ́ pé bí mo ṣe máa ń pọ̀ ọkàn, ohun tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú ìgbà tí mo bá ti wà nínú ìsimìn ni mo ti máa ṣe, màá ti ṣe ìwé tí ó máa jẹ́ bí atọ́nà sí bí màá ṣe lọ àkókò mi. Àwọn ohun tí mo máa ṣe ní àsìkò báyìí àti ní ìjọ baayìí ni mo ti máa fi ìlànà ẹ sílẹ̀. Àwọn ohun yìí ni mo máa tẹ̀lé. Tí àyípadà bá wa wà tàbí àfikún iṣẹ́ bá wa jáde, ni mo máa tún mọ̀n wípé mo ní láti sun ṣòkòtò mi. Kẹ́ẹ̀, ìgbà mìíràn bí kí wọ́n fi kún iṣẹ́ ló máa ń wọ́pọ̀ jù. Eleyii máa ní kí èèyàn ní ṣe ìpàrọ̀ ọkàn. Tí iru eleyii bá sì ti ṣẹlẹ̀, ohun tí èèyàn máa ṣe náà ni tí ti jẹ́ iṣẹ́ tí èèyàn fẹ́ràn si, a mọ bí ó ṣe máa ṣe. Àkọ́kọ́ ni kí ó wá àyè tí ó máa fi iṣẹ́ tí wọ́n fi kún sí tí ó máa fi ṣi. Àyè tí èèyàn sì máa wà kò ní dẹ́kun bá àyè iṣẹ́ mìíràn tàbí kó ṣe àkóbá fún un.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilẹ̀? Àkọ́kọ́ náà iṣẹ́ mi ò ní ṣe pẹ̀lú àǹkà àwòrán ilẹ̀. O ní àwọn tí a mọ iṣẹ́ wọn mọ iṣẹ́ yìí kì ń ṣe iṣẹ́ títẹ́ mi. Ṣùgbọ́n mo ní ìmọ̀ díẹ̀ nípa è tòrii. Mo ti ra ilẹ̀ rí. Yàtọ̀ sí ìyẹn, mo ti bá wọn ṣiṣẹ́ nínú ókó ri tí mo sì rí bí wọ́n ṣe wọn ilẹ̀ àti àwọn ibi tí wọ́n máa ń wọ̀n dé. Wọn bà ta ogún, ọrẹ ọgọ́rùn-ún ni wọ́n máa ń sábà lò. Tí wọ́n bá ta àádọ́ta ní ibi tí mo wà, ó máa ń yàtọ̀ sí ibi kí ibi. Ibi tí èmi wà, àádọ́ta sí ọgọ́rùn-ún ni wọ́n máa ń lò níbẹ̀. Ìmọ̀ tí mo ní nípa kójú bá ìlò, ẹ̀ ṣeun.

Ṣé o fẹ́ràn lò ẹ̀rọ ìgbésókè? Ní ọ̀pọ̀ ìgbà tí wọ́n bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n pọ̀, ẹ̀rọ ìgbóhùnsókè ni a máa ń lò. Ẹ̀rọ ìgbóhùnsókè ni àwa ń pè é. Bó tilẹ̀ jẹ́ wípé orúkọ ìyàtọ̀ ni Gẹ̀ẹ́sì. Iṣẹ́ tí ó máa ń ṣe náà ni láti yan ohun ìyàn lọ́wọ́ láti lọ sókè yàtọ̀ sí bí ó ṣe wà tẹ́lẹ̀. Ó sì tún máa ń fún àwọn akẹ́kọ̀ọ́ ní àǹfààní láti gbó'yàn, torí kò ṣe é ṣe kí èèyàn kó sọ̀rọ̀ láì lo ẹ̀rọ ìgbóhùnsókè kí gbogbo ènìyàn sì gbóyàn. Torí náà, ó jẹ́ ó àwọn ohun èlò tí àwa máa ń fi ń ṣiṣẹ́ ní ibi ìṣe. Yálà, àwa lọ sí ìdánilẹ́kọ̀ọ́ ni, àbawa là ń ṣe ìdánilẹ́kọ̀ọ́, ẹ̀rọ ìgbésókè ni àwa ó fi gbọ́. Bí wá sì jẹ́ ní ọ̀dọ̀ mí ṣe ìdánilẹ́kọ̀ọ́, yóò lo ẹ̀rọ ìgbésókè. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tí a máa ń kọ́ ní ẹ̀kọ́, wọ́n jẹ́ àwọn tí wọ́n pọ̀. Fún ìdí èyí, ẹ̀rọ ìgbóhùnsókè ni a máa ń lò jù. Kò ṣe é ṣe kí á ṣe ìdánilẹ́kọ̀ọ́ láì lo ẹ̀rọ yìí. Ó mú iṣẹ́ wa roùn, ó sì mú kí àwọn akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan máa pàdánù ohun tí èèyàn ń sọ.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Kọ̀ǹpútà tí mo ń lò, ó jẹ́ eléèti ó ṣe gbékiri tí mo máa ń gbé sínú àpò ẹyin mi. Ètò ààbò sì ti bá wá. Ètò ààbò yìí náà ni ó máa ń jẹ́ kí ohun gbogbo tí mo bá fi ń ṣiṣẹ́ nínú rẹ̀ kó lọ dédé, kí ó lọ lẹ́yìn àsìkò láìsí ìdíwọ́ tàbí ìdéwọ́ kankan. Kò hún ṣe wípé mo nílò láti máa wá ṣe eléèti ó máa nílò àṣetúnṣe oṣùọṣù àbí ọ̀ṣẹẹ̀ọ̀ṣẹ. Ètò yẹn ti wà nínú rẹ̀. Ètò ààbò yìí sì máa ń jẹ́ kí iṣẹ́ mi kí ohun tó lẹ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni a ń gbà láti ìta bóyá máa mú nǹkan bo ibì kan ni àbí à ń gba iṣẹ́ láti ẹnu kọ̀ǹpútà kan sí omiran O lè nílò kí ààbò kó péye kó wà lórí kọ̀ǹpútà. Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà. Pàápàá èyí tí mo ní ó péye.

Ṣé o fẹ́ mọ kíkàn ni? Mi ò fẹ́ mọ kíkà ni o. Mi ò rí ohun kíkọ bí ohun kan tí mo fẹ́ràn si. Ìdí mẹ́ta pàtàkì sì ni. Ìdí àkọ́kọ́, mi ò ní ohùn tí ó dára tó. Ohùn tí mo ní o le ohùn tí ó rinlẹ̀, tí a lè pè ní ohun ọkùnrin tí ó rinlẹ̀. Lóòtítọ́ nígbà mìíràn, ó lè ní àwọn ohùn kan tí mo lè gbé tí ó lè jáde dáadáa tàbí kí ó dùn lè tì í. Èkejì ni wípé mo jẹ́ ẹni tí kò mọ orin kọ. Mi ò mọ̀ bí a ṣe ń tọ orin ní, ní ìlànà olórin tí ó sì dára. Ṣùgbọ́n tí a bá ń kọ orin, bóyá orin alájọgbé, mo máa ń kọ. Ìyẹn ò túmọ̀ sí pé mi ò kí ń kọrin. Ìkéta tí ó ṣe ìkẹ́yìn ni pé mi ò rí orin bí ohun tí ó jẹ́ ìlànà fún mi rárá Mo rí i wípé kò e ṣe ohun tí mo fẹ́ràn si, kò sì ní ṣe ohun tí mo rí i wípé mo lè ṣe. Fún ìdí èyí, mi ò fẹ́ mọ orin dáadáa. Ṣùgbọ́n mo máa ní ìfẹ́ sí kí a máa gbọ́ orin. Paapaa mo ní àwọn olórin kan tí mo ní ìfẹ́ sí orin wọn tí mo sì máa ń gbọ́ wọn lóòrèkóòrè. Mo jẹ́ ẹni tó ní ìfẹ́ sí orin ṣùgbọ́n kíkọ́ ni mi ò ní ìfẹ́ sí.

Ṣé o máa ń ṣe àtúnlò nǹkan? Bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtúnlò nǹkan. Níwọ̀n ìgbà tí oun yẹn bá wà ní ipò tí ó dáa, tí kò ì tí ì bàjẹ́, tí kì ì sí ṣe wípé kò lè ṣiṣẹ́ mọ́, èmi á ṣe àtúnlò nǹkan. Torí wípé níwọ̀n ìgbà tí ǹkan bá sì ń ṣe iṣẹ́ tí èyàn fẹ́, tí ó sì dára láti ṣiṣẹ́ yẹ̀n, tí ó lè ṣiṣẹ́ yẹn dójú àmì, tí ó lè ṣiṣẹ́ yẹn dé ibi tí ènìyàn fẹ́, èmi a máa ṣe àtúnlò rẹ̀. Èmi kì ń sábà sọ oun kan nù gẹ́lẹ́ tí ó bá da iṣẹ́ lẹ̀. Kí ó bá ti ẹ̀ da iṣẹ́ lẹ̀, èyàn lè ṣe àtúnṣe sí i, èyàn lè tún un ṣe kí ó dára. Eléyí átún jẹ́ kó ṣiṣẹ́ dáadáa ni. Èmi máa ń ṣe àtúnlo nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nínú ilé mi tó jẹ́ pé ó ti fi ìgbà kan da iṣẹ́ lẹ̀ tí mo ṣe àtúnṣe rẹ̀ tí ó sì wúlò dáadáa báyìí tí ó tún ń ṣiṣẹ́ ju tàtẹ̀ẹ̀yìnwá lọ. Oun kan lè dá iṣẹ́ lẹ̀, yàlá, bọ́yá owó rẹ̀ àbí nǹkan kan ni ó fara pa nínú ẹ̀. Tí èyàn bá ṣe àtúnṣe, á ṣe ń ṣe àtúnlo rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láìsí bá ewu dé.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Mi ò fẹ́ràn yíya àwòrán ṣùgbọ́n mo máa ya àwòrán. Pápàá ọkùnrin ni mí, a máa ní ìgbàgbọ́ wípé a ò nílò àwòrán lọ titi ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ mìíràn máa wà tí ó máa nílò kí èèyàn nílò ẹ́hn yíya àwòrán. Yálà àwòrán tí ó ti ya tẹ́lẹ̀ ni àbí kó ṣẹ̀ṣẹ̀ ya kan. Tí èèyàn bá ṣe àjọyọ̀ tí àwọn ojúlùmọ̀ àti ọ̀rẹ́ àti àwọn alábàáyọ̀ tí wọ́n bá péjọ, èèyàn á yá àwòrán láti máa fi ṣe ìrántí wípé níbi ayẹyẹ báyìí ni mo ti pàdé ẹni báyìí ni mo sì ti bá ṣe yíya àwòrán yìí. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wo ojú fóònù mi, mi ò kí n lé àwòrán kan púpọ̀ lọ síbẹ̀. Bí ìgbà tí èèyàn bá fẹ́ ṣe ọjọ́ ìbí, kò sí àwòrán tí èèyàn lè fi ránṣẹ́ pé àwòrán tuntun ni. Mo lè lo ọ̀pọ̀lọpọ̀ oṣù láì yá àwòrán kankan eléèko dáa tó ṣùgbọ́n torí pé mo rò wípé mo jẹ́ ẹni tí ó máa ń tijú, òhun ló fàá tí mo ṣe fẹ́ràn àwòrán yíya. Bóyá mo lè ṣe àyípadà ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò fẹ́ràn àwòrán yíya.

Ṣé ò ń wọ gíláàsì? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ gíláàsì. Mo ní gíláàsì tí a yàn fún ojú mi kí mo ba lè máa ríran dáadáa. Tori mọ ní ààrùn kí n má lè ka ọ̀rọ̀ tí ó bá kéré yálà nínú foonú tàbí nínú ìwé. Fún idí ẹ̀yìí ni mo fi máa ń wọ gíláàsì. Gíláàsì ló máa ń ràn mí lọ́wọ́ nípa kí ó jẹ́ kí àwọn ọ̀rọ̀ yìí kí ó tóbi kí ó sì ṣe é ká. Mo máa lè ṣe àdámọ́ àwọn ọ̀rọ̀ yi ni ọ̀nà tí ó yàtọ̀. Erè idí rẹ̀ ni tí mo fi máa ń wọ gíláàsì. Ẹ̀ṣọ́

Nígbà wo, nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ọjà tuntun máa ń jáde ní gbogbo ọjọ́ ajé. Ọjọ́ ajé tó ń bọ̀ ni ọjà tuntun mìíràn máa tún jáde. Báyìí ni àṣẹ máa ń ṣe ní gbogbo ọjọ́ ọjọ́. Ọjọ́ ọjọ́ kọ̀ ni ọjà máa ń jáde ṣùgbọ́n tó bá ti jẹ́ ọjà tuntun, ọjọ́ ajé ni a máa rí ọjà tuntun mìíràn tí a lè kó wọlé, tí a sì lè ta. Nítorí wípé ọjà wa jẹ́ ilé tí a lè fi ọwọ́ yá tí a kò sì gbọdọ̀ fi ìkánjú ṣe. Tí a bá fi ìkánjú ṣe, ó lè fa kí ọjà náà kí ó má ta tàbí kí àwọn ènìyàn kó má ní ìfẹ́ sí i. Ẹ ṣeun.

Ṣé o fẹ́ran ìrìn atẹ́gùn? Rárá o, mi ò fẹ́ran ìnìyí atẹ́gùn. Ànfàní láti rìn ní atẹ́gùn kò i tíì fi bẹ́ẹ̀ sí ní ibí báyìí, torí náà mi ò fẹ́ran ìrin atẹ́gùn. Èmi ká ìrìn atẹ́gùn bíi ìrìn tí ó ma ń ní ewu, tí ó lè mú ìfarapa wá. Torí náà, mo máa ń ṣọ́ra fún ohun tí ó bá ní ewu, mi kì í sì fi ṣe wọn. Kìí ṣe wípé bóyá mi ò tí lè àwọn tí wọ́n ń fún, ṣùgbọ́n èmi alára, mi ò fẹ́ràn rẹ̀. Ìrin bií ọkọ̀, ọkọ̀ òfurufú, ọkọ̀ reluwé, alùpùpù, ọkọ̀ ojú omi àwọn tí mo máa ń wọ̀ nìyẹn. Mi ò tíì rìn ìrìn atẹ́gùn rí.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi nípa fífún ara mi ní ìsinmi ní ìgbà tí ó ba tó. Mi ò kí ń dúró kí àìsàn wọlé tàbí kí ara mi já mi kulẹ̀ kí n tó bẹ̀rẹ̀ ìtọ́jú ara. Pápàjù lọ ní ìgbà tí iṣẹ́ bá wọ́pọ̀, mo máa ń fi àsìkò ìsinmi sílẹ̀. Yálà kí n yẹra sinmi ni tàbí kí n lọ ìsinmi ọlọ́jọ́ ránpẹ́. Mo lè sinmi fún ọjọ́ méje. Pápàjù yẹ̀n lọ, iṣẹ́ mi fi àyè gba mi kí n máa sinmi ní òrèkóòrè. Tó bá jẹ́ wi pa nínú ìtọ́jú ara, mo lè jẹun lásìkò, mo lè mu omi kí ọkàn mi kó lè balẹ̀. Mo sì lè ríi wí pé àwọn oúnjẹ tí mò ń jẹ, ó jẹ́ oúnjẹ tí ó ń ṣe ara lóore, kó n ṣe oúnjẹ tí ó máa ṣe àkóbá fún àgọ́ ara mi. Lẹ́yìn èyii àwọn ohun tó bá yẹ kí n sá fún bí i wàhálà pọ̀jù, bí ohun ìpọ́njú àbí wàhálà, àbí ìdààmú, ouń kó ohun tí ó lè fa kí ọkàn mi bá balẹ̀ àbí kí ara máa balẹ̀ ni màá sá fún kí ara kó lè wà ní jíji pẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé ọpọlọ ni àwa fi ń ṣiṣẹ́. Fún ìdí èyí, ó gba ìtọ́jú, ó gba kíkẹ́, ó sì gba ki a mọ́jútó ara. Ẹ ṣe.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Ní ìwon, ìgbà tí èèyàn bá ti gba iṣẹ́ àkànṣe, ohun tí èèyàn ní láti ṣe ni láti wo ìlànà tí iṣẹ́ náà yóò gba. Iṣẹ́ àkànṣe jẹ́ iṣẹ́ tí ó máa ń gba èèyàn ní àsìkò, wàhálà àti ìdààmú. Ó sì jẹ́ iṣẹ́ tí èèyàn kò gbọdọ̀ fi falẹ̀, tó jẹ́ wípé ó máa ń ní àsìkò tí èèyàn gbọdọ̀ ṣe parí kí oníṣẹ́ lè gba iṣẹ́ náà. Tí mo bá ti ní ìṣe àwọn àkànṣe iṣẹ́, ohun tí màá ṣe náà ni wípé láti mú ìwé mi, láti kọ àkọsílẹ̀ àwọn ohun pàtàkì. Bí àsìkò wo ni iṣẹ́ yí yẹ fún mi láti fi jíṣẹ́. Bóyá iṣẹ́ ìwádìí ni, àsìkò wo ni wọ́n fún wa dà láti tètè fi iṣẹ́ náà jíṣẹ́. Àsìkò wo gan ní mo ní tí mo lè fi ṣe iṣẹ́ yìí láìṣe máadàrú, láì ṣiṣẹ́ iṣẹ́ kan jú, láì ṣiṣẹ́ tí yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe. Gbogbo eléyi ni mo máa ṣe. Iṣẹ́ àkànṣe ó máa ń gba kí ọkàn èèyàn kó balẹ̀ kí èèyàn sì wà ní ìdí pé pé ara tí ó lè fi ronú láti má lè ṣe àṣìṣe. Ẹ̀ ṣeùn.

Irú bàtà wo ni ó máa ń wọ̀? Oríṣi bàtà méjì ni mo fẹ́ràn láti máa wọ̀, ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá a ní ọ̀pọ̀lọpọ̀ bàtà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè wípé irú bàtà wo ni mo máa ń wọ̀, mo fẹ́ràn láti máa wọ sálúbàtà, mo sì tún fẹ́ràn láti máa wọ kòkóṣù. Ṣùgbọ́n tí òde ò bá jẹ́ òde pàtàkì tàbí ìṣẹ̀lẹ̀ pàtàkì mi ò kí ń wọ kòkóṣù. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wà ní àdúgbò tàbí tí mo kàn fẹ́ lọ rí àwọn èèyàn, mo máa ń wọ sálúbàtà ni mo máa ń wọ̀, mo tún máa ń wọ páàmù. Àwọn bàtà yìí ló jẹ́ bàtà tí ó máa ń ṣe gére lẹ́sẹ̀ tí ó sì rọrùn láti wọ̀. Làtàó sì pé ó rọrùn láti wọ̀, ó tún rọrùn láti bọ̀. Èmi kì í sì fẹ́ kí bàtà kí ó wúwo lẹ́sẹ̀ tàbí kó mú ìnira ba ẹsẹ̀ mi. Ìdí nìyí tí mo sì fẹ́ràn àwọn bàtà bíi páàmù àti sálúbàtà. Kòkóṣù a máa ń fún èèyàn ní wàhálà, ṣùgbọ́n mo máa ń wọ̀ torí ó máa ń ṣe régi ó sì máa ń bu ẹwà kún aṣọ àti ìmúra èèyàn. Ẹ ṣé?

Báwo ni o ṣe máa ń rántí awon ọ̀rọ̀ àṣìná rẹ? Àwọn ọ̀rọ̀ àṣìná mi ó ti ní ìwé tí mo máa ń kọ wọ́n sílẹ̀. Ìwé àṣìná yi ló máa jẹ́ tọ́ mí sí ká pé báyìí ni ọ̀rọ̀ tí mo kọ sílẹ̀ àti ohun tí mo fún ní ìtumọ̀ àti ìgbà tí mo máa ṣe. Kò rọrùn kí ènìyàn kó fi ọ̀pọ̀lọpọ̀ ohun sí orí láti rántí, torí ẹ ló ṣe dá kí ènìyàn ní ìwé tí ènìyàn máa ń kọ sílẹ̀. Ìwé a kọ sílẹ̀ ló máa ń tọ́ka sí nǹkan ló máa ń rán yàn létí. Kódà lórí fóònù nìyàn, èèyàn lè fi ṣe ìwé ìrántí àti ìwé a kọ sílẹ̀. Eléyi máa ń ràn yàn lọ́wọ́ osì máa ń mú kí ìrònú ènìyàn kó ji pépé kí òun eeyàn mọ ohun tí ó ń ṣe ní àsìkò náà. Ẹ ṣeun.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Mi ò ṣiṣẹ́ oníròyìn lọ́wọ́ báyìí torínà mi kì ń kọ ìròyìn ní ibi iṣẹ́ ṣùgbọ́n mo ní àǹfààní láti máa gbọ́ ìròyìn mo sì máa ń ka ìwé inú ìròyìn náà torínà àwọn ilé ìtítọ́ fún mi. Mi ò ń ṣiṣẹ́ akọ̀ròyìn. Ni ìgbà kan líkò tó dé pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ ni mo ti ṣiṣẹ́ akọ̀ròyìn ní ìgbà tí mo ṣẹ̀ bẹ̀rẹ̀ àgùnbánirọ̀ mi. Ilé ìtìsàn mọ̀ sí NYSC ní èdè gẹ̀ẹ́sì ní orílẹ̀ èdè Nàìjíríà. Eleyìí ni mo ṣe tí mo kọ ìròyìn fún ilé iṣẹ́ aṣọ̀ròyìn àti ilé iṣẹ́ rédíò ṣùgbọ́n lọ́wọ́ báyìí mi kì í kọ ìròyìn kò ní ì ṣe pẹ̀lú iṣẹ́ mi, mi ò sì kí ń ṣe ṣùgbọ́n mo máa ń gbọ́ nítorí láti mọ ohun tí ó ń lọ ní àdúgbò àti ní orílẹ̀ èdè mi ní àpapọ̀ èrèdì ẹ́ ti mo fi máa ń gbọ́ ìròyìn ilé ẹṣeun.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń se oúnjẹ. Àwọn oríṣi oúnjẹ ni a ní tí mo sì mọ bí a ṣe ń ṣe. A ní ìrẹsì, a ní ẹ̀wà, a ní oúnjẹ ọbẹ̀, a ní ọbẹ̀ ẹ̀fọ́, a ní ọbẹ̀ ata, a ní ọbẹ̀ olómi, a ní ilá alásepọ̀, a ní ewédú, a ní àwọn òkèlè lóríṣiríṣi bíi ẹ̀bà, bíi sẹ́mọ̀, bíi wíìtì, bíi àmàlà, bíi fùfú. Àwọn oríṣiríṣi oúnjẹ ni a ní ní orílè-èdè. Ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ ni mo mọ bí a ti ń ṣe. Sùgbọ̀n éléyì ti mo fẹ́ràn jù, òun ni ìrẹsì olóyìnbó tí a n pè ní fried rice.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù rí, ṣùgbọ́n nígbà èwe mi ni mo fi ní àǹfàní láti gun alùpùpù. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí alùpùpù tí ó wà o ti yàtọ̀ sí ti a gun nígbà èwe. Ìgbà yẹn mo ní àǹfàní láti gun alùpùpù, ṣùgbọ́n ní ìsìn tí mo ní àǹfàní sí ọkọ̀ ara mi tí mò ń gun tí mo sì tún lè wọ ọkọ̀ èrò, kò jẹ́ kí ń má gun alùpùpù. Alùpùpù jẹ́ ọkọ̀ kan tí ó rẹwẹ̀sì tí kì ń yára. Nítorí náà tí èèyàn bá lọ àwọn ìrìnàjò sí ìlú tí ó jìnnà tí ó sì máa gbà èèyàn ní ọjọ́ púpọ̀ ni èèyàn máa ń lo alùpùpù. Ṣùgbọ́n bí ó jẹ́ ìrìnàjò tí kò yára tó jẹ́ láàárín ìlú ni èèyàn ò nílò kí ó lo alùpùpù. Alùpùpù kì ń yára ó dẹ̀ máa ń rẹwẹ̀sì gan lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnàádúrà? Ìdúnàádúrà jẹ́ ọ̀nà tí a fi ń gba ara ọjà. Iléyi sini àǹfààní láti lè rí pé ọjà tí a rà a kò san owó tí ó pọ̀ jù tàbí ẹni tí ń tajà fún wa kò ṣe wá ní ìjàmbá nípa títa ọjà ju owó tí ó ga ni lára jù lọ. Eré díẹ̀ tí ẹ sì máa ń fa ileyi ni wípé kí ènìyàn bá lè rí owó ṣẹ́kù láti fi ra nǹkan mìíràn, tí mo bá fẹ́ ṣe ìdúnàádúrà, ohun tí mo máa ń ṣe wípé tí ènìyàn bá ṣe pé ọjà rẹ̀, won bi onigba báa ṣe pé igbá, ni èèyàn ṣe máa bá pè. Tí ó bá rí wípé ó pe ọjà ẹ lowo tí ó wọ́n tí a sì ti mọye tí wọ́n ń tà, dandan ni kí a ṣe àlàyé wípé iye báyìí ni a mọ̀ tí wọ́n ń tà kì í ṣe iye tí ó pè yẹn. Tí ó bá jẹ́ pé ọjà tí boya owo e kò ṣe déké déédéé, tó jẹ́ wípé owó ẹ̀ ò lè yàtọ̀, a máa ṣe ìdúnàádúrà láti sọ wípé ẹ gba iye báyìí lọ́wọ́ mi, ṣe bí ẹ oníbàárà dáadáa ni mí tí mo máa ń bá yín rajà. Tí wọ́n bá padà gba, a gba. Ìgbà mìíràn tí oníbà ń ta ọjà tí kò bá tà, a máa lọ síbò mi láti lọ ra ọjà ni.

Ṣé o wọ aṣọ àkayọ̀rí ní ibi iṣẹ́ rárá, kò sí aṣọ àkayọ̀rí ní ẹnu iṣẹ́ ti wa, torí náà à kí n wọ aṣọ àkayọ̀rí. Lóti to, mo ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn tó jẹ́ wípé iṣẹ́ wọn gba kí wón máa wọ aṣọ àkayọ̀rí, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi kì í wọ aṣọ àkayọ̀rí torí kò ní ṣe pẹ̀lú iṣẹ́ mi àti ìlànà iṣẹ́ mi. Àwọn kan a sì máa wọ, ní ìgbà tí mo fi ṣe àgùnbánirọ̀ ni mo wọ aṣọ àkayọ̀rí, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, aṣọ tí ó bá ti wù mí ni mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́, aṣọ tí ó bá dùn ọkàn mi tí mo sì nífẹ̀ẹ́ sí i ni mò lè wọ̀. Kò, wọ́n ò pọn dandan aṣọ fún wa, ṣùgbọ́n wọ́n pọn dandan kí á múra bí ọmọlúàbí, kí á múra bí ẹni tí yóò ṣe é yàn gan, kí á múra kí wọ́n ri dá ju pe ok olùkọ́ ni eleyi, a kò lè múra bí ọmọ ita abí ẹni tí kò ní ṣe dùn wo. Ìmúra ẹni ló máa ń sọ irú ènìyàn tí ènìyàn jẹ́ àti bí àwọn ènìyàn yóò ṣe pé orí ènìyàn. Ẹ ṣé.

Báwo ni ènìyàn ṣe máa ń tọrọ àforíjì? Níwọ̀n ìgbà tí ènìyàn bá ti ṣẹ́, ó máa tọrọ àforíjì. Àforíjì dì sí ní kí ènìyàn sọ fún ẹni náà wípé kí ó má bínú. Tí a bá rí pé a se oun tí ó dà, má bínú ni a máa sọ. Lẹ́yìn tí a bá sọ wípé má bínú, a sì máa ṣe ìlérí wípé a ò ní ṣe àṣìṣe yẹn mọ́. Tí ó bá jẹ́ ohun tí ó dun ẹni náà bóyá ó ba ẹni yẹn nínú jẹ àbí ó gba omijé ni ojú ẹni náà, dandan ni kí a ṣe àforíjì, kí a bẹ̀bẹ̀, kí a túba, kí a sì ṣèlérí wípé a ò ní ṣe irú iwa beẹ̀ mọ́ tàbí kí a sọ wípé irú iwa bẹ̀e o ṣesi ṣì ní kì ń ṣe ìwà tí ènìyàn ní loka láti wù. Tàbí ọ̀rọ̀ tí ènìyàn bá sọ tí ó dún eni naa ká sọ wípé, asìsọ ọ̀rọ̀ ní kì ń ṣe ọ̀rọ̀ tí ó yẹ kí ó wáyé ní ọwọ́ ènìyàn. Dandan ni kí a bẹ eeyan, kí a sì tọrọ àforíjì kí ènìyàn má bàá pàdánù ènìyàn náà, pàápàá tí ó bá jẹ́ wípé ènìyàn pàtàkì ni. E seun.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Iṣẹ́ ìtagbangba ó ní ṣe pẹ̀lú ẹni tí ó bá ń sọ̀rọ̀ tàbí ó ń ṣe ẹ̀kọ́ tàbí ó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́. Iṣẹ́ mí sì gbà kí máa ṣe ìdánilẹ́kọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà torí náà màá sọ wípé mọ fẹ́ràn iṣẹ́ ìtagbangba. Kò síi láàrin oṣù méjì kò ṣe é ṣe kí n má ṣe ìdánilẹ́kọ̀ọ́. Yálà ìtagbangba, yálà inú gbọ̀ngán, tó bá jẹ́ ìgbọ̀gàn náà ni ẹro ló máa pọ̀. Àti gbọ̀ngán àti ìtagbangba èmi fẹ́ kà sí kanna. Lótitọ́ ìtagbangba a máa fa kí àwọn èrò tí wọ́n lọ ló ju pópó kí wọ́n máa ri. Ṣùgbọ́n àwọn ìtagbangba mìíràn wà tí èèyàn lè wà lábẹ́ pẹpẹ tó jẹ́ wípé yóò dáabóbo ènìyàn. A sì ní àwọn ènìyàn tí wọ́n ní àǹfààní láti wọ ibẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ tí ó dá tọ́ lẹ́nu, tí ó mọ iṣẹ́ rẹ̀ dájú. Iṣẹ́ ìtagbangba kìí bá mi lẹ́wu, mọ sì fẹ́ràn láti máa ṣe. Gbogbo ibi ni ó gba alágbára mi. Ọmọ ọ̀lẹ nìkan ni ibi kan kò gba torí olùkọ́ ni mí. Mo mọ iṣẹ́ mi dójú àmì, mọ sì máa ń gbaradì fún iṣẹ́ mi torí náà mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba. Ẹ ṣeun.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera nítorí àìlera. Àwọn àìlera kan wà tí ó lè bá ènìyàn ní àgọ́ ara. Fún bí àpẹẹrẹ inú riro, àwọn ẹ̀rọ ìlera yi a máa ń ní oríṣiríṣi àwọn ògùn. Yálà tí a ṣe ní ọ̀nà ìbílẹ̀ lílo ewé àti egbò tàbí èyí tí a ṣe lọ́nà titi àwọn onígẹ̀ẹ́sì, kò sí èyí tí kò kì í ṣiṣẹ́ dáadáa níbẹ̀. Tí ó bá sì sì jẹ́ fún iṣẹ́ kí ara kó lè jí pépé ni èmi á lò wọ́n. Yálà okoòro ni, yálà odún bákan ná ni emi máa lò wọ́n. Ṣùgbọ́n tí irú ògùn èrò ìlera náà tí kò bá ṣiṣẹ́ dáadáa, ó lè fa kí n má lò mọ́. Ṣùgbọ́n èmi kì í bẹ̀rù láti lo àwọn ohun ìlera, nítorí mi kì í fẹ́ kí ara mi kó daṣẹ́ sílẹ̀ tàbí kí n wà ní àìlera. Ẹ ṣeun.

Ṣé o ti rin pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n ọdún bí i mẹ́fà tàbí sí méje sẹ́yìn, mi kò lè rántí ìgbà náà. Ṣùgbọ́n mo wò wípé áti tó ìgbà yẹn, ó ti pẹ́ sẹ́yìn kí n ṣe ní àsìkò yìí. Ọkọ̀ ojú irin kò wọ́pọ̀ ní orílẹ̀ èdè Nàìjíríà, ṣùgbọ́n a ti ní àwọn kan tí ó yára. Àwọn eyi tí ó sì wà ní àsìkò tí mò ń sọ yìí kò yára. Ó máa ń lọ sí ọ̀nà jíjìn bí i ilẹ̀ àríwá àti ìwọ̀ oòrùn, tó jẹ́ wípé a lè lo ọjọ́ mẹ́ta sí ọjọ́ márùn ún lójú ọ̀nà torí ó máa ń dúró ní ìletò ní ìletò láti gbé àwọn ènìyàn kan ni tàbí láti tún já àwọn ènìyàn kan sílẹ̀. Torí náà mo máa ń rin, ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti lé ní ọdún márùn ún sẹ́yìn tí mo ti gun ọkọ̀ ojú irin.

Ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ó lè gbà mí tó wákàtí méjì tàbí wákàtí kan ààbọ̀. Tó bá jẹ́ wípé èmi ni mo wa ọkọ̀, wákàtí méjì ni ó pẹ́ jù. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé mo lo ọkọ̀ èrò, ó lè gbà mí ju wákàtí méjì lọ torí ọkọ̀ èrò a dá ni dúró ni. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ma dúró sí ibùdókọ̀ tí wọ́n má máa pe èrò. Lẹ́yìn tí a bá pé tán ni wọ́n máa máa tẹ̀síwájú ìrìnàjò. Wọ́n sì lè já oníkálukú sí ibi tí ó ń lọ. Ẹlòmíràn kì í ṣe wípé ó fẹ́ bá ọkọ̀ wa dé ojú ibùde ibùdókọ̀ ọkọ̀. Òmíràn lè jáde jánlẹ̀ ka tó dé ibẹ̀. Torí náà mo máa ń lo tò wákàtí méjì tí mo bá wa ọkọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ ọkọ̀ elérò, mo máa ń lo wákàtí mẹ́ta.

Ṣé o máa ń wọ ìborun? Mìí n wọ ìborun torí mi kìí n ṣe obìnrin. Mo rí pé ó ní àwọn ìbohun kan tí obìnrin máa ń wọ yálà tí wọ́n bá fẹ́ wọ inú ilé ìwẹ̀ tàbí wọ́n fẹ́ lọ ibi tí wọ́n ti ń ṣe irun. Ó ní àwọn ìborun tí wọ́n máa ń dé sórí. Ìgbà mìíràn wọ́n máa ń wọ ìborun tí wọ́n bá ń jáde kí irun wọn kó má baa dọ̀tí tàbí kí ìdọ̀tí má bà gbọ̀n si. Ṣùgbọ́n gegẹ́ bí ọkùnrin, mo lè ka fìlà náà sí ìbohun. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé nípasẹ̀ kí ka fìlà sí ìborun ni a lè pe fìlà náà ní ìborun, mo lè sọ wípé èmi náà máa ń wọ ìborun. Ìborun tí mo sì máa ń wọ ọ jẹ́ éleyii tó jẹ́ ti àwọn aláṣọ tí ìbílẹ̀ wa tí a máa ń wọ̀ lórí aṣọ mi kì ń wọ fìlà gẹ́gẹ́ bí ọmọ'tá tí à n wọ jàdé ẹ seun.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Kò sí ìdíjè láàárín wa. Ohun tí a máa ń ṣe ni pé kí a ríi pé oníkálukú òṣìṣẹ́ rẹ̀ dojú àmì ó sì dá tọ́ lẹ́nu iṣẹ́ ẹ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí olùkọ́ tí ó dá tọ́ lẹ́nu iṣẹ́ tí ó sì mọ iṣẹ́ rẹ̀ dájúdájú, ohun tí mo máa ń ṣe ni wípé kí n rí dájú wípé mo ti gbaradi fún iṣẹ́ tí mo bá ń ṣe. Mo sì ṣetán láti kojú irú ìdojúkọ tàbí àṣìṣe tí ó lè ti ẹnu iṣẹ́ wa. Nípa ṣíṣe àṣìṣe àti dídòjúkọ láti ṣe àtúnṣe ohun ló máa ń jẹ́ kí ènìyàn kó túbọ̀ jẹ́ ọ̀gá lẹ́nu iṣẹ́. Kí ènìyàn sì rẹ raẹ̀ sílẹ̀ láti kẹ́kọ̀ọ́ yálà lára ọmọdé náà ni tàbí àgbàlagbà. Bí ènìyàn ṣe jẹ́ olùkọ́ náà ló tún jẹ́ akẹ́kọ̀ọ́. Ọmọ ilé ẹ̀kọ́ ó lè mọ àwọn àkòrí kan tàbí àwọn ọ̀rọ̀ kan ju olùkọ́ rẹ̀ lọ. Tójẹ́ wípé ọ̀nà tí ó bá sì gba ṣe aláyè gbé ọ̀rọ̀ náà kalẹ̀. A tún mú kí ọgbọ́n kó wa. Yorùbá bọ̀ wọ́n ni ọmọdé gbọ́n, àgbà gbọ́n. Ohun là fi dá lé ìfẹ́. Ẹ ṣeun.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà rẹ? Ìṣe mi kò gbà kí n fi ààyè sílẹ̀ láti jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Àwọn oníbàárà mi ni mo lè pè nibí àwọn akẹ́kọ̀ọ́. Àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn olóko owo, àwọn bí àwọn tó ń ṣiṣẹ́ báǹkì ni wọ́n máa ń sábà ṣe oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà wọn. Ìṣe te mi kò fi ààyè yìí sílẹ̀. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà, a lè pàdé níbí oúnjẹ, tí a bá sì pàdé kí a kíra, ka yọ̀mọ̀ra wa. Kì í ṣe wípé boya kí a jọ pinnu láti lọ jẹoún ni àsìkò kan náà, tàbí kí á ṣe torípé a fẹ́ jẹ oúnjẹ ọ̀sán. Wà papọ̀, kò lè bẹ́ẹ̀.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni bí a ṣe ń lo ìmọ̀ àtinúdá ti Íńtánẹ́ẹ̀tì. Mo fẹ́ mọ bí a ṣe ń lò ó láti ṣe ìbéèrè láti ti rí pé ọ̀nà tí a bá ṣe ìbéèrè náà, ọ̀nà tí yóò yé ọgbọ́n àtinúdá Íńtánẹ́ẹ̀tì yen. Elétí mo fẹ́ kọ́ ni láti mọ bí a ṣe ń ṣe ìbéèrè àti irú ìbéèrè tí a lè bèèrè, ọ̀nà tí a lè béèrè tí ìbéèrè náà yóò fi ṣe yé ẹni tí a béèrè tí yóò fi rí ìdáhùn tí ó ní ṣe pẹ̀lú ìwádìí tí à ń ṣe. Gẹ́gẹ́ bí olùkọ́, iṣẹ́ wa máa ń gba ìwádìí púpọ̀. Nítorí náà, a máa ń wádìí tàbí ka béèrè ìmọ̀ káàkiri. Nínú àwọn ọ̀nà tí a ṣì máa ń bèèrè ìmọ̀ ni lilo Íńtánẹ́ẹ̀tì, lílo ìbéèrè Íńtánẹ́ẹ̀tì, lílo ọgbọ́n ìyè àtinúdá, lílo ìjìnlẹ̀, ìmọ̀ ìjìnlẹ̀ Íńtánẹ́ẹ̀tì láti fi béèrè ìbéèrè. Àwọn ìwádìí àti ìdáhùn tí a bá rí ní a máa kó jọpọ̀ láti fi ṣe ìwádìí wa.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Oúnjẹ náà ni mo máa ń jẹ ní ọ̀sán. Oúnjẹ tí àwọn ènìyàn ń jẹ ní ọ̀sán náà ni mo máa ń jẹ. Kò ní pàtó oúnjẹ tí mo máa yà sọ́tọ̀ wípé eléèni mo lè jẹ ní ọ̀sán, eléèni mo lè jẹ ní àṣálẹ. Lóòti tọ o ní àwọn oúnjẹ tí ó dáa fún jíjẹ ní ọ̀sán, ó ní àwọn tó dà fún jíjẹ ní òwúrọ̀, ó dẹ̀ ní àwọn tí ó yẹ kí a máa jẹ ní àṣálẹ. Ṣùgbọ́n ní ẹnu iṣẹ́, àǹfàní lè má sì láti yàn bọ àbí láti ṣàkọsì oúnjẹ kankan. A lè mú èyí tí a bá rí, tó bá jẹ́ wípé èyí tó wà nì to sì ni. Ṣùgbọ́n ó ní àwọn oúnjẹ tó jẹ́ pé ó ti mọ́ni lára láti máa jẹ ní ọ̀sán, àwọn bí búrẹ́dì, àwọn bí ẹ̀wà, àwọn bí ẹba, àwọn bí àmàlà, ìrẹsì náà, oúnjẹ tí ènìyàn máa ń jẹ ní ọ̀sán ni. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà, mo lè sọ wípé ìrẹsì ni mo máa ń jẹ ju ní ọ̀sán nígbà tí mo bá wà ní ibi iṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ ilé ni, kò kín dúró sí ojú kan, oríṣiríṣi oúnjẹ ni ó lè bọ́ sí ní àsìkò náà.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Lati ago méje wó ago mẹ́jọ ni àkókò láti jẹ oúnjẹ alẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó jẹ́ wípé tí mí n bá ti se ǹkankan tó jẹ́ wípé ilé mo wà, mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní àsìkò yìí. Ṣùgbọ́n tí mo bá jáde lọ sí ilé ẹ̀kọ́, mo lè má jẹ oúnjẹ alẹ́ ní ìgbà kankan nínú àsìkò yìí, ó lè jẹ́ ìgbà tí ó bá wù mí. Nítorí pé èmi ni màá ṣe wàhálà bí mo ṣe fẹ́ jẹ oúnjẹ àti bí mo ṣe fẹ́ wá nǹkan tí màá jẹ. Ṣùgbọ́n tò bá jẹ́ ilé, wọn a ti ṣètò sílẹ̀ kí nǹkan wà kí n jẹ oúnjẹ mi. Ọ̀pọ̀ ìgbà gan ló jẹ́ wípé emi màá máa sọ wípé mi ò tí ṣe tán láti jẹ oúnjẹ. Ṣùgbọ́n láàrin ago méje sí ago mẹ́jọ ni ó máa ń wọ́pọ̀ tí mo máa ń jẹ oúnjẹ alẹ́.

Ṣé o ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ le sọ wípé kò sí ọdún kan tí mo kì í lọ sí ìlú mìíràn. Láti ibi iṣẹ́ mi lọ sí ilé ìpadà gan-an ìlú mìíràn ni lọ́tọ̀, torí náà mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn. Káàkiri, ní àpapọ̀ máa sọ wípé mo ti lọ sí ìlú tó tó méjìlá ni orílẹ̀ èdè yìí nínú gbogbo àwọn ìlú tí a ní. Yàtọ̀ sí eléyìí, mo fẹ́ràn láti máa lọ sí ìrìn àjò. Mi ò kìn fẹ́ dúró sí ojú kan torí mo gbàgbọ́ wípé ní lọ sí ìrìn àjò ni ìmọ̀ tún wà. Yorùbá bọ́ wọn níbí àti ń ṣe níbí. Èèwọ̀ ibo mìíràn ni. Mo máa ń lọ ń kọ́ ẹ̀kọ́ nípa àṣà àti ìṣe àwọn èèyàn láti fi rí wípé àwọn nǹkan yàtọ̀ sí ibi kan ní agbègbè sí agbègbè. A lè ṣe ìgbéyàwó ní ọ̀nà báyìí níbí kan kí a má lè ṣe ní ibò mìíràn. A lè rìn ní ọ̀nà mìíràn ní ibi kan kí a má lè rìn lọ sí ibi mìíràn bẹ́ẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ pé lílọ sí ìlú mìíràn jẹ́ ohun tí mo fẹ́ràn. Mo sì rí pé ọdọọdún ni mo máa ń lọ sí irú àwọn ìrìn àjò báyìí. Ẹ ṣeun.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ ètò tí mo máa ń ṣe ní ránpẹ́ tí mo bá ń kánjú láti lọ sí ibi iṣẹ́. Mo máa ń sábà ṣe ẹ́ ní òwúrọ̀ tí mo bá ti jí, bí kín ṣe ìwọ̀nra mi, gbéra mi sókè kí n fò sókè kí n fò sílẹ̀ bí ogun, bí ẹ̀mẹ́ ogun. Gbogbo ilé yìí kì í gbà mí ju wákàtí márùn-ún, ju ìṣẹ́jú márùn-ún sí ìṣẹ́jú mẹ́wàá lọ ni mo máa ń fi ṣe ìdárayá mi. Ṣùgbọ́n ní òpin ọ̀sẹ̀, mo lè lọ sí ibi tí wọ́n ti ń lọ gbá bọ́ọ̀lù àfẹsẹ̀ wọn. Mo ní ohun ìdárayá ní ilé náà tí mo máa ń ṣe ní ẹ̀ẹ̀kan kan. Báyìí ni mo ṣe máa ń ṣe ìdárayá sí ara mi tí mo sì máa ń fi dùn ara mi nínú. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni ó wà lòtítọ́, ṣùgbọ́n tí àsìkò bá ṣe gbà mí, mo ṣè máa ń ṣe.

Kí ni ìlànà ìpolówó rẹ? Ọ̀rọ̀ àtẹnudẹ́nu ni ìlànà ìpolówó tí ó wọ́pọ̀ jù tí èmi má ń ṣe fún isẹ́ mi. Ohun tí mo sì fi má ń ṣe léè mi wípé ó yára, kò sì na mí lówó. Mo fẹ́ràn láti lé ènìyàn kí n dáwon dúró, kí n sì gba bí i ẹ́yìn ìṣẹ́jú kan àbí méjì láti ṣàlàyé ohun tí mo fẹ́ polówó fún. Elééyí jẹ́ ọ̀nà tí ènìyàn ma fi mọ ẹni tó jẹ́ ìgbà oníbàárà àbí ẹni tí ó ní àǹfààní àbí yóò nífẹ̀ẹ́ sí àti ra ọjà ìyàn tàbí láti bá ènìyàn dọ̀ọ̀ òwò pọ̀. Nítorí náà, ọ̀rọ̀ ẹnu àtẹnudẹ́nu ni ìlànà ìpolówó tí èmi má ń sábà lò fún ọjà mi. Òwún náà ni mo sì lè gba ọ̀pọ̀lọpọ̀ ní ìyànjú torí ó jẹ́ léè tí ó múná dóko tí ó sì má ń jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àti ìdòwò pọ̀ ẹṣeun.

Ṣé o ní ìrora ní ìgbà tí o bá ń sọ̀rọ̀ ní iwájú ènìyàn? Gẹ́gẹ́ bí olùkọ́ mi ò ní ìrora tí n bàá ń s'ọrọ ní iwájú àwọn ènìyàn. Yálà bóyá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni tàbí ènìyàn díẹ̀, mi ò ní ìrora torí ó jẹ́ ohun tó ti mọ́ni la ojúmọ́ kan. Kò ṣeéṣe kí a má bá ènìyàn sọ̀rọ̀. Yálà ní iwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, bóyá ní ìta gbangba ni o àbí nínú gbọ̀ngán àbí nínú yàrá ìkẹ́kọ̀ọ́ ni eléyìí ti lè wáyé, ibikíbi ni ó ti lè wáyé. A lè dé ilé ẹ̀kọ́ kí wọ́n sì yàn wípé ènìyàn ni yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ohun báyi bàyì, èèyàn yóò sì gbaradì, yóò sì bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀. Nítorí ẹ́ mi ò ní ìrọra tàbí ìnira láti bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀ tàbí láti sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn. Mo máa ń tile wípé mo ti gbaradì, pàápàá jùlọ tó bá jẹ́ ohun tí mo ní ìmọ̀ nípa èyí tí mo sì ti gbaradì fún, kò sí ìfòyà àbí ìrora kan nínú eléyìí, ẹ̀ṣùn.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Láyé ìgbà kan tí a ní àwọn ilé iṣẹ́ tí wọ́n lè fi lẹ́tà jíṣẹ́ ní ìgbà tí kò ì tí sí fóònù, dípò à lè ní a ní ìfi orúkọ sílẹ̀ níbí kíbi ni a máà ń kọ lẹ́tà fún àwọn ènìyàn ṣùgbọ́n ní àsìkò yìí kò sí, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń lo fóònù e láti tẹ̀ àtẹ̀jíṣẹ́. Àtẹ̀jíṣẹ́ yìí ni yóò dúró fún lẹ́tà ní òde òní tí a lè fi jíṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá sì ní ohun kan láti sọ wọ́n lè pe àwọn ènìyàn wọn láti bá wọn sọ ní orí fóònù. Fóònù ti mú ayé dẹrọ̀ kò sì wípé a ń kọ lẹ́tà fún àwọn ènìyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí olùkọ́ mo sì mọ̀ bí a ti ń kọ lẹ́tà, a sì ti máa ń kọ lẹ́tà dáadáa. A máa ń kọ lẹ́tà sí ọ́fíìsì, sí ọ́fíìsì láti bèrè wọn iranlọ́wọ́ wọn fún ohun kan àbí láti tọrọ gáfárà fún ohun kan ṣíṣe bóyá a fẹ́ tọrọ ààyè fún ìsinmi. Dandan ni kí a kọ lẹ́tà láti ọ́fíìsì kan síbi kan kí a sì rí wípé a gba èsì lẹ́tà náà. Ẹ ṣeun.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Mi ò ro ibi sí ẹnìkan mi ò sì rò wípé kí ti ẹnìkan má dà. Àlàáfíà ni mo fi ń gbé pẹ̀lú àwọn ènìyàn. Yàtọ̀ sí èyí mi ò n ṣe oníjàgídíjà àbí oníwàhálà ẹnìkan eyan kan. Mo jẹ ẹni tó ní ìfẹ́ tí ó sì máa ń fi ìfẹ́ bá àwọn ènìyàn lò. Ni àdúgbò mi kò sí ẹni tó lè sọ wípé mo n bá òun fa wàhálà níbi àwọn bí ọdún bí mẹ́rin tí mo ti ń gbé níbí bayi. Mo fẹ́ràn àwọn ènìyàn yálà ọmọdé ni àbí àgbàlagbà. Àlàáfíà ni mo fi máa ń bá gbogbo ènìyàn gbé torí èyí ni òfin orílẹ̀ èdè wa. Yàtọ̀ sí èyí, ìhònígbàgbọ́ ni mí tí wọ́n sì pon dandan fún wa wípé kí a fi àlàáfíà àti ìfẹ́ bá gbogbo ènìyàn lò pọ̀.

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? Àlá burúkú kì í ṣe ohun tí ó dáa torí náà kò sí ẹni tí ó ń gbàdúrà kí o máa ní àlá burúkú. Tó bá jẹ́ ìgbà tí mo ní àlá burúkú kẹ́yìn ni, mi ò lè rantí. Ní orí oṣù kẹta ni a wà nínú ọdún yìí ṣùgbọ́n kò sí ìgbà kan tí mo ti ní àlá burúkú. Tí mo bá wá ṣe mọ̀ tí dáadáa, mà á sọ wípé ní ọdún tí ó kọjá ni mo lá àlá burúkú kẹ́yìn, mo sì fi bú ní ẹsẹ̀kẹsẹ̀. Ìdí ni wípé mo máa ń rántí alá mi tí mo máa ń lá. Tí mo bá sì ti ní ìrú àlá tí ó ba ni lẹ́rú bá yà bí tí ó rí àlá burúkú náà ni mo ti máa fi àwọn ohun tí kò dára nínú ibẹ̀, mo máa fi bú. Àlá burúkú kò dára o. Mo lérò wípé ìwọ náà kò kí n ní àlá burúkú. Ẹ ṣeun.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ọjọ́ mẹ́rin sẹ́yìn ni mo lọ sí ilé ìkàwé. Gẹ́gẹ́ bí mo ti sọ ọ́ ní olùkọ́ ni mí, olùkọ́ sì gbọ́dọ̀ tún jẹ ẹni tí ó máa rí gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́. Torí náà, a máa ń kọ́ ìmọ̀ sí ìmọ̀ wo ni a máa ń ka ìwé. Lálàá mo bá di fún ẹ̀kọ́ kan ni àbí ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì kan, mo nílò láti ṣe ìwádìí nípa ohun tí mo fẹ́ s'ọ̀rọ̀ lé lórí kí n rí wí pé ohun tí mo mọ̀ ò dájù. Kì wàá ṣe ohun tí mo mọ̀ tí kò ní ṣe pẹ̀lú àwùjọ a ní òde òní, mo máa lọ sí yàrá ìkàwé láti lọ wá àwọn ìwé láti ka síi, láti wá ìmọ̀ láti mọ̀ síi nípa ohun tí mo fẹ́ sọ kí n rí i wí pé tí ìbéèrè bá yọjú láti yọ̀dò ẹnikẹ́ni, mo ṣetán láti dáhùn ẹ kí n sì rí i wí pé ìdáhùn tí mo fún wọn ó jẹ́ ilé tí yóò yẹ ní ìlànà èsì wọn tí wọn ò ní bá ìjákulẹ̀ pàdé lẹ́nu ìbéèrè tí wọ́n bí mi. Ẹṣeun.

Ṣé o mọ bí a ti ń ṣe owọ̀n àkọ́kọ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe ìwọ̀n àkọ́kọ́. Ṣíṣe iranwọ̀ àkọ́kọ́, ó túnmọ̀ sí ẹni tí ó ti ní ìmọ̀ nípa ohun tí a fẹ́ ṣe ìranwọ̀ lé lórí. Iranwo àkọ́kọ́ ó lè gba sùúrù, ó lè gba kí ènìyàn kí ó fi ní ìfarabalẹ̀. Nínú ìfarabalẹ̀ yìí ni èèyàn yóò ti mọ irú ìwọ̀n lọ́wọ́ tí ènìyàn yóò ṣe fún ẹni náà ní àsìkò yẹn. Àti wípé ọ̀nà wó gan-an ni ó rọrùn jù tí ènìyàn yóò ṣe ìranlọ́wọ́ fún. Torí rí ṣe ìwọ̀n lọ́wọ́, ó pín sí ọ̀nà méjì. Ẹniyan ko gbọdọ̀ fi ara rẹ̀ pa, èèyàn kò gbọdọ̀ ṣè wípé iranlọ́wọ́ tí ènìyàn yóò ṣe yóò ṣe ìpalára fún ẹni kejì. Nítorí wípé wọ́n ni ẹni tí ìwọ bá ní pa láti ṣe ìranlowọ̀ fún, òun náà ni ẹni kejì rẹ kí ènìyàn kó tọ́jú rẹ. Níwọ̀n ìgbà tí ìwọ̀n lọ́wọ́ náà bá wà ní àkókò àti ní ọwọ́ ẹ̀, èèyàn yóò ṣe na ni.

Data tó máa ń lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó, mo máa ń lo data tó ogún sí ọgbọ̀n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ kò ní iye ṣùgbọ́n tí ó bá kéré jù ní ọ̀sẹ̀ kan náà ni mo máa lò bí ogún. Oríṣìíríṣìí iṣẹ́ ló máa ń gba lílo data. Yálà a ń bèrè ìbéèrè lórí íńtánẹ́ẹ̀tì ni, yálà a ń pe ènìyàn láti orí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì, yálà a ń tẹ àtẹ̀jíṣẹ́ ní gbogbo éléèni ni ó ń fa kí ènìyàn kó lo data púpọ̀. Tí ènìyàn bá tiẹ̀ tó wá ń wo fídíò àbí ó ń ṣe fídíò àbí ó ń ya àwòrán láti fi ránṣẹ́ sí ẹni kejì eléèna, ó máa ń fa kí ènìyàn lo ọ̀pọ̀lọpọ̀ data. Ènìyàn kò lè ní pé iye data bá ìdandan ni ènìyàn ń lò, ènìyàn lè lò tó bẹ́ẹ̀, ó lè máa lò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n láàárín ogún sí ọgbọ̀n, òun ni èmi máa ń lò ní ọ̀sẹ̀ kan. Ẹ̀ṣẹ̀ ọ̀n.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sẹ̀ ọ̀sẹ̀? Ìpàdé mi, ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ ni mo máa ń ní ìpàdé, èyí sì máa ń wá ní ọjọ́ Ajé. Idítí a máa ń fi ṣe ìpàdé ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni wípé ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ a máa ṣe ìpàdé láti mọ bí ọ̀sẹ̀ náà yóò ṣe lọ, irú ìdánilẹ́kọ̀ọ́ tí a ó fi kọ́ àwọn ènìyàn, ohun àti iṣẹ́ tí a nílò láti ṣe àti bí a ó ṣe lo ọ̀sẹ̀ yẹn. Yálà ẹni kan nínú wa kò ní àǹfààní láti wá sí ibi iṣẹ́ ni, a ó wo owó irú ìrànlọ́wọ́ tí a lè ṣe, àwọn wo ni ó lè rànlọ́wọ́ láti kọ́ ẹ̀kọ́ rẹ̀ àbí láti gba iṣẹ́ rẹ̀ ṣe. Gbogbo eléyi ni a ó sọ níbi ìpàdé náà. Nítorí náà, ẹ̀ẹ̀kan péré ní ọ̀sẹ̀ ni a máa ń ṣe ìpàdé ní ibi iṣẹ́ tèmi.

Àkókò mélòó ni o máa ń lọ n sùn? Mo máa ń lọ sùn ní àkókò láti aago mẹ́wàá títí di aago mẹ́jọ alẹ́ ni mo tó máa ń jí. Lóòtítọ́ mo lè ma sùn tí aago mẹ́wàá bá lù. Bí lọ́wọ́ lọ́wọ́ báyìí aago mẹ́wàá ti kọjá, aago mọ́kànlá ni mò ń wò ní iwájú mi tí mi ò sì ní ti sùn. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà, mà ń gbìyànjú wípé láti aago mọ́kànlá sí aago mẹ́jọ òwúrọ̀ ni mo fi sùn tí mò sì jí. Mo fẹ́ràn kí n máa sùn fún wákàtí mẹ́jọ kí ara mi kó lè nà kí ó lè wà ní iji pípé ara. Mi ò kí ń fẹ́ kí àìlera kí ó bá ago ara mi yálà nítorí wípé mi ò sùn tó àbí mi ò fún ara ní ìsinmi tó. Ẹ ṣeun.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìdánimọ̀ ibi iṣẹ́. Káàdì yìí ni a máa ń fi ń kọ́'orun tí a bá ń lọ sí ọ́fíìsì kan sí ìna, tí a lè fi dá ènìyàn mọ̀ wípé ẹ̀yà ibi báyìí ló ti ń ṣiṣẹ́ ní ibi iṣẹ́, ibi báyìí sì ni ìpele rẹ̀. Torí náà mo ní káàdì ibi iṣẹ́. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń kàn án fún wa ní kàn mọ̀ ọ́n gbá pé kí a máa wọ̀ ọ́ láti lè fi ṣe ìdánimọ̀. Wọn kò fẹ́ ohun tí yóò fa bí àríyànjiyàn wípé ẹnìkan wọn kò dá mọ̀ gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé iṣẹ́ wa. Torí náà mo ní káàdì iṣẹ́ tí mo máa ń wọ, ó sì máa ń wà ní ọrùn mi lọ́pọ̀lọpọ̀ ìgbà bí tí mo bá wà ní ibi iṣẹ́, tí mo bá lọ lójú ọ̀nà náà. Mo fẹ́ràn láti fi kọ́ orun, mo lè fi kọ́ orun mi tàbí kí n fi sínú ọkọ̀. Ẹ ṣéun.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Tí mo bá fẹ́ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí mi ni mo sábà máa ń ṣe. Bí eléyìí tí ó kọjá nínú oṣù tí a wà yìí ni ọjọ́ kẹfà, mi ò wulẹ̀ ṣe rẹpẹtẹ. Àwọn ọ̀rẹ́ mi ni wọ́n wá kí mi nílé tí mo sè ra ọtí fún àti ọtí ẹlẹ́rìndòdò. Lẹ́yìn èyí, a jọ fi ọ̀rọ̀ ju mi tó rórun, a sì rojọ́, a sì sọ̀rọ̀ lóríṣiríṣi. Lẹ́yìn náà ni a bẹ̀re sinímù ọtí. Báyìí ni mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní ọdọodún. Ṣùgbọ́n ní ọdún mi, ó lè gba kí n ṣe ayẹyẹ rẹpẹtẹ tàbí kí n dá patí ńlá kan sílẹ̀ fún ayẹyẹ ọjọ́ ìbí. Bí owó bá ṣe wà lọ́wọ́ ẹni náà ni. Torí Yorùbá bọ̀, wọ́n ní bí ọwọ́ eku bá ṣe mọ́, òun ni ó fi ń bọ ojú. Ẹ ṣeun.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Ọgbà jẹ́ ọgbọ́n àtinúwá tàbí ètò àtinúwá tí a máa ń lò láti máa bá kó sínú ìjàmbá àbí bá ènìyàn fà wáhala. Torí náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àti ọmọ Èkó, mo ní ọgbà o. Ọgbà tí mo ṣì ní, ó máa ń jẹ́ ilé tí ó máa ń ya were gan, tó jẹ́ wípé tí mo bá kọjú ẹnikẹ́ni, òun ni mo máa lò láti fi gba ara mi sílẹ̀. Torí lọ́pọ̀ ìgbà àwọn ènìyàn fẹ́ràn láti máa rán ènìyàn jẹ ṣùgbọ́n tí ènìyàn bá ní ọgbà, ó lè fi gba ara rẹ̀ sílẹ̀, ó sì lè fà á kí àwọn ènìyàn kó má rẹ̀ jẹ, ó tún lè fà á kí òun náà kó yé ṣe kín ni, kí ó má bá wà ní ipò tí àwọn ènìyàn yóò fi rẹ̀ jẹ. Ọgbà mi máa ń wà pẹ̀lú mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni, ni won igbà tó jẹ́ wípé ìgbàkúgbà ní àwọn ènìyàn wọ́n lè fi ohun ìlọkúlọ lọ́ ènìyàn.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà mẹ́ta náà ló ṣe kókó fún mi láti ní, mo ní nọ́mbà ìpínlẹ̀, nọ́mbà tí ó dúró fún wípé mo ń san owó orí àti nọ́mbà orílẹ̀ ẹ̀ ọmọ ìlú tí mo jẹ́. Àwọn nọ́mbà mẹ́ta yìí ni mo ní. Mo ní nọ́mbà tó jẹ́ títí àdáni tó jẹ́ ti àkànmọ̀ emi nìkan tí mo sì ti fi orúkọ sílẹ̀ fún nọ́mbà ọ̀hún tó jẹ́ wípé orúkọ mi àti àwọn ohun nípa mi ni nọ́mbà ọ̀hún dúró fún wọ́n sì mọ̀ ọ́ sí. Ẹ ṣeun.

Báwo ni o ṣe máà ń kojú àsìkò ìparí iṣẹ́? Tó bá ti ń tọ́ àsìkò láti parí iṣẹ́, a máa bẹ̀ láti bí i ago mẹ́rin sí ago márùn ún ṣùgbọ́n ní àwọn ọjọ́ mìíràn ó máa ń yàtọ̀. Kò sí ǹnkan tí mo fẹ́ kojú torí kì í ṣe ìṣòro kì í sì ṣe ìpèníjà ju kí n ti gba adé lọ. Ọ̀pọ̀ ìgbà mo lè parí ìdánilẹ́kọ̀ọ́ kan ni lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ náà kì í sì mọ wípé òhun ni òpin iṣẹ́ fún ọjọ́ náà. Òhun tí màá ṣe náà ni kí n wọ̀ sí ọ́fíísì ibi iṣẹ́ mi kí n sì ríi wípé kò sí nǹkan tí mo ní láti pa adé, kí n ríi pé kò sí àwọn ǹnkan ní ipò tí kò ye kó wà, kí n ríi wípé inú ọ́fíísì mi ò dára ó sì dùn wò kí n palẹ̀mọ́ àwọn ìwé tàbí àwọn ǹnkan tí wọ́n wà ní ipò tí kò yẹ́ kí n fi wọ́n sí kì í sì fi dá wọn padà sí ipò wọn. Lẹ́yìn èyí ni mo lè kó àwọn ohun iní mi tí ó wúlò fún mi sínú àpò ẹyin mi kí n sì gbé e sínú ọkọ̀ láti ṣetán láti máa lọ sí ilé.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayára bí àṣá? Mi ò ní mọ̀ púpọ̀ nípa ẹ̀rọ ayára bí àṣá ṣùgbọ́n àbúrò mi jẹ ẹni tí ó ní mọ̀ nípa rẹ̀ torí òhun ni ó kọ́ ní ilé ẹ̀kọ́ gíga tí ó sì tù ní ìmọ̀ síwájú síi nípa rẹ̀ tí ó ti kọ́ nípa bí a ṣe ń tún un ṣe àti ọ̀nà tí a lè tún gba lò tí kò fi ní fún ẹni ní ìṣòro. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti ní ìṣòro nípa ẹ̀rọ ayára bí àṣá òhun ni mo máa ń kọ̀ sí. Ṣùgbọ́n tó bá jẹ́ eyití mo lè fi ọgbọ́n orí gbé mo máa gbìyànjú láti ṣe tí mi bá lè fi ọgbọ́n orí mi gbé, mà á kọ̀ sí kí ó lè ṣe. Ìdí tí mo fi máa ń ṣe èyí ni wípé mi ò fẹ́ ṣe àṣìṣe tí yóò túbọ̀ bàjẹ́ tàbí kí ó tún mú ìpalára bá ẹ̀rọ tí mò ń lò. Tori e ni mo ṣe máa ń Yorùbá ní ẹni tí ó bá mọ̀nà òhun náà ni ó máa ń tọ̀. Nígbà tí ó ti mọ̀ n pa rẹ̀ òhun ni mo máa ń gbé irú ìṣòro bẹ́ẹ̀ náà lọ kọjú.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Ní ìgbà tí wọ́n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ni oníkálukú ti mọ ojúṣe àti iṣẹ́ rẹ̀. Ó ti mọ ẹ̀yà ibi tí òun yóò ti ṣiṣẹ́ àti ohun tí òun yóò ṣe ní ọjọ́ kọ̀ọ̀kan. Torí náà mo ti mọ ohun tí mo wa ní láti darí. Ohun tí mo kò lè ṣe ni kí n ṣe ìrànlọ́wọ́ láti fún wọn ní ìlànà. Pápá julo tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ tí yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀ere àbí òṣìṣẹ́ tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀re ni, tó bá ti jẹ́ be, màá kọ́ wọn ní ìlànà àti ọ̀nà tí wọ́n á gbà ṣe tí iṣẹ́ náà yóò fi rọrùn. Ikini, ikéjì tí wọn ò fi ní ṣe àṣìṣe. Ìkẹta ni wípé mi ò ní fẹ́ kí wọ́n fi iṣẹ́ falẹ̀. Má fẹ́ kí iṣẹ́ kí ó lọ ní ṣíṣe ìtẹ̀lẹ̀. Gbogbo àwọn eleyii ni mo máa ń ṣe. Mi ò kí ń darí gẹ́gẹ́ bí ológun. Mo máa ń darí bí ẹni tí yóò kọ́ni tí yóò ṣàlàyé fún ni, tí yóò jẹ́ kí èèyàn kó mọ bí iṣẹ́ rẹ̀ yóò ṣe lọ láì ṣe àṣìṣe. Tí àṣìṣe bá wá wáyé ohun tí màá ṣe náà ni wípé mo máa fẹ́ ara balẹ̀ gbá ni níwọ̀n ìgbà tí kò bá ti ń ṣe àṣise tó pa òṣìṣẹ́ lára. E ṣeun.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Táa bá sọ̀rọ̀ nípa eré ìdárayá, a ti mọ̀ wípé o ní iruiru orí eré ìdárayá ni a ní. Ṣùgbọ́n mo ti sọ́ síwájú wípé mo fẹ́ràn bọ́ọ̀lù àfi ẹsẹ̀ gba àwọn aláwọn. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ohun tí mo ti fi ìgbà kan gbáré nígbà tí mo wà ní èrè yàtọ̀ sí eléyìí, mo máa ń wò ó ní òpin ọ̀sẹ̀. Òhun ni ọ̀nà kan tí mo fi máa ń dárayá. Òhun náà tún ní ọ̀nà kan tí mo fi máa ń ṣe ìsinmi òpin ọ̀sẹ̀. Ní gbogbo ìgbà tí mo bá ti wà nílé, mo máa ń rí i pé ẹ̀rùn amóhùnmáwòrán wà nínú ohun tí mo lè fi wo eré ìdárayá yẹn. Mò ń jẹ́ ẹni tí ó ń tẹ̀lé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal nínú eré ìdárayá bọ́ọ̀lù àfi ẹsẹ̀ gbá. Eré ìdárayá mìíràn tí mo ti fẹ́ràn náà ni tí àwọn tí máa ń ju bọ́ọ̀lù sínú àwọ̀n àti gbígbá bọ́ọ̀lù kékeré pẹ̀lú igi sínú àwọn kéékèè. Àwọn mẹ́ta yẹn náà ni mo fẹ́ràn náà jùlọ. Ẹ ṣeun.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Kò sí ye ìgbà o. Torí bí iṣẹ́ bá ṣe rí náà ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo lè má lè fi lẹ́ gan fún bí i wákàtí bí i mẹ́ta. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń lò ó. Kò sí ye ìgbà tí mi lè lè lo. Ó ti di ara pọ̀ mọ́ ohun tí mo fi ń ṣiṣẹ́ torí ó ní àwọn nǹkan tí mo ti fi pamọ́ sínú rẹ̀ tàbí tí mo kọ sílẹ̀ tó jẹ́ wípé nígbà tí mo bá ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́, mo máa ń ṣe wúlò rẹ̀. Kò sí ìgbà tí mi kí ń lo fóònù mi o. Kò sì sí ìgbà tí mo fẹ́ lò tí mi kí ń lò. Ó máa ń ṣòro díẹ̀ kí ń fi sílẹ̀ láì ṣe wípé mo lo fóònù mi. Torí náà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń lo fóònù mi lójoojúmọ́. Ẹ ṣeun.

Ṣé WiFi mi yára tó? Kì í ṣe pé ó yára kan lọ títí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ní láti pàrọ̀ rẹ̀. Oríṣi WiFi ibi méjì ni mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí, tí ikòan o bá yára, màá fi ààyè gba èkejì. Ṣùgbọ́n ní orílẹ̀ èdè ìgbogbo a ní, a ní ìpèníjà WiFi àti ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà yálà bí ojú ọjọ́ bá ṣe ri tàbí òjò rọ̀, kò kí ń jẹ́ kí wọ́n yára tó, kò kí ń jẹ́ kí wọ́n ṣiṣẹ́ bí o ṣe yẹ àti bí o ṣe tọ́. Ṣùgbọ́n níwọ̀n ìgbà mi wọ́n máa ṣe iṣẹ́ tí ó sì máa wuni lórí. Ní ìgbà mi wọ́n á yára dáadáa tí inú èèyàn yóò dùn, ṣùgbọ́n ní ìgbà mi wọ́n á máa ṣe ségesège eléetí yóò sì mú kí iṣẹ́ ẹyàn kó mẹ́yìn, mẹ́yẹ̀ tàbí kí iṣẹ́ ẹyàn kó rẹwẹ̀sì kó ṣe dẹ̀yìn. Ẹ̀ṣe.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ po rẹ? Lọ́pọ̀lọpọ̀ ìgbà, gbogbo wa ni a ti mọ ojúṣe wa àti iṣẹ́ tí ó yẹ kí á ṣe. Lási ti mọ ìgbà tí o yẹ kí á ṣíṣe wa. Tí ìbáṣepọ̀ bá wà láàrin wa, yálà wọn kàn wá pọ̀ pé kí a jọ ṣíṣe kan ohun tí a nílò ni láti mọ̀ ẹ́ya àti ètò tí oníkálukú yóò ṣe, ibi tí oníkálukú yóò ti ṣiṣẹ́ àti àsìkò àti ìgbà tí yóò gbà. Lẹ́yìn tí a bá ti mọ eléyì, èyí tí ó kù ókéré torí a ti mọ ojúṣe wa á sì mọ iṣẹ́ wa lójú àmì. Ohun tí mo máa ń rí ni wípé, ọ̀pọ̀lọpọ̀ wọn ni ìbáṣepọ̀ tí ó dá mọ́ra wà láàrin wa. A ò ní ìkún sínú, tí ìkún sínú bá ti ẹ́ wà, a máa ń tètè yanjú rẹ̀. A sì máa ń rí i wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà la máa nílò ìrànlọ́wọ́ wa. A kì ń fẹ́ kí àìyédè kí ó wáyé láàrin wa kí a má baà ní ohun tí yóò padà kóba iṣẹ́ wa. Ẹ̀ṣeun.

Ṣé o máa ń ka ìwé? Mo ti sọ̀ sẹ́yìn olùkọ́ ni mí, ìwé kíkà dandan ni. Ìfáàtì ìwé kíkà ó pọn dandan, kò ṣe é má ká, kò ṣe é má fi ṣe iṣẹ́ torí náà ní ọ̀sọ̀ọ̀sẹ̀ nígbà gbogbo ni mo máa ń ka ìwé. Mo sì máa ń ka ìwé láti fi ìmọ̀ kún ìmọ̀ mi láti rí i wí pé ìmọ̀ tí mo fẹ́ kọ́ ọmọ èmi gan mọ̀ dájú. Ìwé kíkà gbọdọ̀ jẹ́ má fisílẹ̀ àti mi ò lè wọ́n lè ya mi ya ìwé. Ojúmọ́ kan mo gbọdọ̀ ka ìwé bó ti ń bú kélé mọ, bó ju bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ tàbí ogún ìṣẹ́jú mo gbọdọ̀ fi ka ìwé. Ẹ ṣeun.

Ṣé o máa ń ranti àlá rẹ? Bẹ́ẹ̀ ni mo máa ń ranti àwọn àlá mi. Àlá jẹ́ nǹkan tó ṣe pàtàkì, èmi dè máa ń kó gẹ́gẹ́ bí nǹkan tó ṣe pàtàkì, mi ò kí ń fi ọwọ́ yẹpẹrẹ mú àlá. Kódà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fi àwọn àlá mi sí àkọsílẹ̀ tí mo bá jí láti wí pé kí ni ọ̀nà àbáyọ. Yálà, àlá ìbányàn su ni àbí ó ń kí èèyàn nílò, àbí ó fẹ́ kí èèyàn kó ṣe nǹkan, àbí ó fẹ́ ki èèyàn fi nǹkan sí oun atí wípé ọ̀nà báyìí ni kí èèyàn kó gbé gbà. Gbogbo eléyìí ni emi máa ń fi sí iranti mí. Yàtọ̀ sí ìyẹn mo tún máa ń ní ẹ̀bùn láti le tumọ̀ àwọn àlá mi. Lẹ́yìn tí mo bá là á tán, mo máa ń ní ẹ̀bùn àti ìmísí láti ọ̀dọ̀ Ọlọ́run láti le sọ wípé ohun báyìí ni àlá mi túnmọ̀ sí i, ohun báyìí ló fẹ́ kí ń ṣe, ọ̀nà báyìí ló fẹ́ kí ń tọ̀, báyìí ló fẹ́ kí ń ṣe ni, eléyìí kò kín ń jẹ́ kí ń ṣe àṣìṣe. Ẹ ṣeun.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Tá bá sọ oúnjẹ tí mo kórìíra, òhun ni a le pè ní ilá tàbí iṣu. Àwọn oúnjẹ méjì yìí mo kórìíra. Ìkórìíra ò kí ń ṣe wípé tí mo bá jẹ́, ó lè fa àìsàn tàbí kó fa wàhálà kan sínú ikún mi àbí ayé mi o. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò rò fẹ́ràn láti máa jẹ Nítorí wípé kì ń ṣe oúnjẹ tí mo kọ́ ní ìfẹ́ sí. Pápá jùlọ tí ènìyàn bá ṣe tí kòkọ́ sí ní ọ̀nà tí ó dára tó. Ilá máa ń jẹ́ ohun kan tí mi ò fẹ́ràn síi, mi kì ń sábà jẹ ẹ́. Ṣùgbọ́n Ọlọ́run ní jẹ́ kí ebi kó pà'yàn tí ènìyàn máa fi jẹ oúnjẹ ọ̀tá ẹni tí kò bá sí àǹfààní oúnjẹ mìíràn, mo máa jẹ o. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ iṣu ṣe jẹ́. Tí o bá jẹ iṣu nìkan ni ó kù. Màá jẹ bẹ́ẹ̀ náà tí kò sí àǹfààní fún oúnjẹ mi. Ìkórìíra tí mo ní fún oúnjẹ kì ń ṣe wípé màá kọ̀ sílẹ̀ páta páta tí mi ní jẹ rárá. Ohun tí mo kọ ní pé mi ò fẹ́ràn láti máa jẹ ẹ́ se.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jì? À! Ọ̀nà méjì ni ìbéèrè yin pín sí. Tí irú ẹ̀ṣẹ̀ náà bá jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó pa mí lára tàbí ó jẹ́ kí n pàdánù nǹkan, ó ṣe é ṣe kó nira fún mi díẹ̀ láti dáríji. Mo fẹ́ràn láti máa dáríji torí mo gbàgbọ́ wípé ó ṣe é ṣe ní ọjọ́ iwájú kí èmi náà kò ṣe ẹ̀ṣẹ̀ torí kò sí ẹni tí ó pé Yorùbá bọ̀ wọ́n ni kò sí bí a ṣe máa rìn tí orí kò ní mí. Fún ìdí èyí, mo lè ṣe ènìyàn kí èmi náà nílò ìdáríjì ẹni náà. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa dáríji yan. Tó bá jẹ́ ohun tí ó rọrùn fún mi, irú ẹ̀ṣẹ̀ tí ẹni yẹ̀n bá ṣe ni. Tí ẹ̀ṣẹ̀ yẹn tí kò bá pọ̀, kò ju pé má bínú lọ, màá ṣe àtúnṣe kí n dáriji. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó wọ̀ mí ní eegun, tí ó jẹ́ kí n pàdánù nǹkan tàbí tí ó mú ìnira bá ayé mi, ó lè nira fún mi láti dáríji iru e ni bẹ̀. Ṣùgbọ́n àṣẹ̀yinwáy àṣẹ̀yìnbọ̀ tí ó bá pẹ́ títí ó lè rọ lára mi kí n ṣiṣẹ́ kí ni, kí n ṣe ìdáríjì fún irú ẹ̀ṣẹ̀ tí ẹni yẹ̀n bá ṣe mi. Ẹ̀ṣẹ̀ òun.